Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Ó sì jẹ́ nǹkan tí mo kà sí pàtàkì gan-an. Lẹ́yìn tí mo bá gba owó oṣù mi, mo máa ń ya apá kan sọ́tọ̀ tààrà láti fi pamọ́ ṣáájú kí n tó na owó náà sí ohun mìíràn. Ọ̀nà yìí ràn mí lọ́wọ́ torí pé bí n kò bá ṣe bẹ́ẹ̀, owó náà yóò lọ fún àwọn ohun mìíràn. Mo ní àkọ́ntì ìfipamọ́ owó kan ní báǹkì níbi tí mo ti ń fi owó náà sí. Èyí tó mú kí ó ṣòro díẹ̀ láti lọ lòjijì fún àwọn nǹkan tí kò ṣe pàtàkì. Ìdí tí mo fi ń pa owó mọ́ ni torí pé mo ní àwọn alákàn tí mo fẹ́ mú ṣẹ, bíi ríra ọkọ̀ tàbí ilé tèmi àti pé mo fẹ́ ní ààbò fún ọjọ́ iwájú. Ayé kò dúró, ìṣòro lè dé lẹ́nu ọjọ́. Nítorí náà ó dára láti ní owó tí a pamọ́. Mo tún fẹ́ rí ìdájú pé àwọn ọmọ mi ní ọjọ́ iwájú tó dára, pé wọ́n lè lọ sí yunifásítì láìní wàhálà owó. Ṣíṣe ìfipamọ́ owó kìí rọrùn nígbà gbogbo, pàápàá nígbà tí àwọn náà púpọ̀. Ṣùgbọ́n mo gbìyànjú takuntakun láti máa, láti máa kùnà. Kódà tí ó bá jẹ́ owó kékeré tí mo bá lè pamọ́, ó san ju ohun, ohun lásán. Ìyàwó mi náà gba pé ìfipamọ́ owó ṣe pàtàkì. Nítorí náà àwa méjèèjì ń ṣiṣẹ́ papọ̀ láti rí pé à ń pa owó mọ́ lóṣù kọ̀ọ̀kan. Èyí fún wa ní ìrọ̀rùn ọkàn. A sì mọ̀ pé a múra sílẹ̀ fún ohunkóhun tó bá wá.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ẹ̀ẹ̀kan Losẹ̀, ní ọjọ́ Satide, ní ìgbà púpọ̀. Ọjọ́ yẹn ni àkókò mi máa ń pẹ́ díẹ̀, mo sì lè fi ara balẹ̀ láti ṣe dáadáa. Mo fẹ́ràn láti fọ ọkọ̀ mi fúnra mi, kì í ṣe láti gbée lọ sí ibi tí wọ́n ti ń fọ ọkọ̀ torí pé èyí, Eyí gbówó lórí, ó sì tún fún mi ní àǹfààní láti ṣàyẹ̀wò ọkọ̀ náà dáadáa. Nígbà tí mo bá ń fo ọ, mo máa ń wò bóyá nǹkankan bàjẹ́ tí mo nílò láti túnṣe. Ọkọ̀ náà máa ń mọ, ó máa ń mọ gan-an lẹ́yìn tí mo bá fọ, ó sì máa ń dára láti wò. Mo tún máa ń ṣàyẹ̀wò ẹ̀rọ inú rẹ̀ Bíi táyà àti òróró láti rí i dájú pé gbogbo nǹkan ń ṣiṣẹ́ dáadáa. Fífọ ọkọ̀ kì í ṣe nípa àwọ̀ tí mo ní nìkan, ó tún jẹ́ nípa títọ́jú rẹ̀ kí ó lè pẹ́. Àwọn ọmọ mi máa ń wà á ṣeré fún mi nígbà mìíràn, wọ́n sì fẹ́ràn rẹ̀. A máa ń fọ ó papọ̀, a sì máa ń ṣeé pẹ̀lú omi. Lẹ́yìn tí a bá ti fọ ọ́ tán, mo máa ń nù ú kí ó gbẹ, mo sì máa ń pa á mọ́ nínú gáràajì. Ọkọ̀ tí mo máa ń fún mi ní ìgbéraga, ó sì máa ń mú kí n rí dáradára nígbà tí mo bá ń wọ̀ ọ́. Ni ọ̀sẹ̀ kan, lẹ́ẹ̀kan tó torí pé bí ó bá fo ọ́ púpọ̀ jù, ó lè ba àwọ̀ rẹ̀ jẹ́. Fífọ ọkọ̀ jẹ́ iṣẹ́ kan tí mo fẹ́ràn, ó sì jẹ́ ọ̀nà kan láti tọ́jú àwọn ìní mi dáadáa.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé wa ni yàrá ìjókòó. Yàrá yìí ni gbogbo ìdílé fi máa ń pàdé. A sì máa ń gbádùn àkókò papọ̀ níbẹ̀. Àga tí ó ní ìtura wà níbẹ̀, mo sì fẹ́ràn láti jókòó lórí wọn lẹ́yìn ọjọ́ iṣẹ́ ti ó ṣòro. A ní tẹlifísàn ńlá kan níbẹ̀ tí a fi máa ń wo fíìmù papọ̀ ní alẹ́, pàápàá ní ọjọ́ ìsinmi. Yàrá náà ní ìmọ́lẹ̀ tó péye ó sì tutù dáadáa èyí tó máa ń mú kí ó dùn láti wà níbẹ̀. Mo ní àpótí ìwé kékeré kan ní igun yàrá náà níbi tí mo ti pa àwọn ìwé tí mo fẹràn mọ́. Mo sì máa ń kà wọ́n níbẹ̀ nígbà, nígbà tí mo bá fẹ́ sinmi. Àwòrán ìdílé wa wà lórí ògiri. Wọ́n sì máa ń rán mi létí àwọn ìrántí dídára. Yàrá ìjókòó wa jẹ́ ibi tí a fi máa ń sọ̀rọ̀ papọ̀, tí a máa ń jẹun lẹ́ẹ̀kọ̀ọ̀kan, tí a sì máa ń pín àwọn ìrírí wa. Àwọn ọmọ mi máa ń ṣeré níbẹ̀ pẹ̀lú àwọn ohun ìṣeré wọn. A sì máa ń gbọ́ orin papọ̀. Ni ọjọ́ ìsinmi, mo fẹ́ràn láti jókòó síbẹ̀ pẹ̀lú kọfí kan. Mo sì máa ń wo àwọn èèyàn tó ń kọjá lójú pópó. Yàrá yìí kún fún ìfẹ́ àti ayọ̀ ó sì jẹ́ ọ̀kan ìdílé wa. Bí mo bá wà níbẹ̀, ara mi máa ń balẹ̀. Mo sì máa ń fi ìmọ̀lára ìlú kọ̀ọ̀kan balẹ̀. Yàrá ìjókòó jẹ́ ibi tí ilé wa wà gan-an. Ibi tí gbogbo wa fi máa ń pàdé papọ̀

Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Faransé. Mo ti gbọ́ pé èdè náà dára gan, ó sì jẹ́ èdè tó wọ́pọ̀ lágbàyé. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní Áfríkà ń sọ èdè Faransé, wọ́n sì ń lò ó fún ìṣòwò àti ìbáṣepọ̀. Bí mo bá mọ èdè náà, yóò ṣí ọ̀nà sílẹ̀ fún mi láti bá àwọn èèyàn púpọ̀ ṣe ọ̀rọ̀, ó sì tún lè ràn mí lọ́wọ́ nínú iṣẹ́ mi. Mo ti bẹ̀rẹ̀ láti kọ́ ẹ̀kọ́ rẹ̀ díẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú àwọn áàpù bíi Duolingo, ṣùgbọ́n kò rọrùn rara. Èdè náà ní ọ̀nà àtúwí tó yàtọ̀ sí ti Gẹ̀ẹ́sì àti Yorùbá, àwọn ọ̀rọ̀ wọn sì máa ń dàbí pé wọ́n fi ẹ̀tọ́ mìíràn sọ̀rọ̀. Síbẹ̀, mi ò fọwọ́ sí í lẹ́kùn torí pé mo gbàgbọ́ pé pẹ̀lú àkókò àti ìfarabalẹ̀, mo lè mọ̀ ọ́ dáadáa. Mo tún fẹ́ bèrẹ̀ láti lọ sí kíláàsì Faransé láìpẹ́ yìí níbi tí olùkọ́ yóò ti kọ́ mi ní ọ̀nà tó tọ́. Bí mo bá ti mọ Faransé dáadáa, mo lè lọ, mo lè lọ ṣàwode sí orílẹ̀-èdè bí Faransé gidi tàbí sí àwọn orílẹ̀-èdè mìíràn tó ń sọ èdè náà. Èdè tuntun kíkọ́ jẹ́ ohun tí, tí ó nira, ṣùgbọ́n ó tún jẹ́ nǹkan tó ń kọ́ni, tó sì máa ń mú kí a ní òye tó gbòòrò si nípa àgbáyé. Faransé jẹ́ èdè tí, tí mo ti fẹ́ kọ́ fún ìgbà pípẹ́. Báyìí, mo ti bẹ̀rẹ̀, mo sì ń retí láti mọ̀ ọ́ dáadáa láìpẹ́

Nígbà tí ìdènà ọkọ̀ bá wáyé, èyí tó máa ń ṣẹlẹ̀ púpọ̀ ní ìlú wa, mo máa ń kojú rẹ̀ pẹ̀lú sùúrù. Bó ti lè jẹ́ pé ó máa ń yọ mí lẹ́nu gan an. Ìdènà ọkọ̀ máa ń wáyé nígbà tí gbogbo èèyàn bá ń lọ sí iṣẹ́ ní òwúrọ̀ tàbí nígbà tí wọ́n bá ń padà délẹ́ ní alẹ́. Nítorí náà, ọkọ̀ máa ń pọ̀ lójú pópó. Nígbà tí èyí bá ṣẹlẹ̀, kò sí ohun tí mo lè ṣe àfi láti dúró pẹ̀lú sùúrù kí ọkọ̀ túká. Mo má ń lo àkókò náà láti gbọ́ orin tàbí podcast lórí fóònù mi, èyí tó máa ń mú kí àkókò lọ kíákíá. Nígbà mìíràn, mo máa ń pe àwọn èèyàn láti sọ̀rọ̀ tàbí mo máa ń ronú nípa iṣẹ́ tí mo ní láti ṣe nígbà tí mo bá dé ibi iṣẹ́. Ohun tó burú jù ni pé ìdènà ọkọ̀ máa ń mú kí n pẹ́ dé ibi iṣẹ́, èyí tó máa ń fa wàhálà nígbà mìíràn. Nítorí èyí, mo ti bẹ̀rẹ̀ sí ń jí ní kùtùkùtù púpọ̀ si láti yẹra fún ìdènà ọkọ̀ náà. Bí mo bá kúrò nílé ṣáájú kí àwọn ènìyàn púpọ̀ tó jáde, ìrìn àjò náà yóò yára si. Ọ̀nà mìíràn tí mo máa ń gbà ni láti yan ọ̀nà tó yàtọ̀ tí kò máa ń ní ìdènà ọkọ̀ púpọ̀, bó ti jẹ́ pé ó lè jìnnà díẹ̀. Síbẹ̀, kò sí ọ̀nà láti yẹra fún ìdènà ọkọ̀ pátápátá nítorí pé ó jẹ́ apá kan nínú ìgbésí ayé ní ìlú. Mo gbà pé ó burú, ṣùgbọ́n gbogbo wa ló ń kọjá rẹ̀, ló ń kojú rẹ̀. Nítorí náà, sùúrù ni kókó. Bí mo bá ní sùúrù, bí mo bá sì wà ní ọ̀nà láti lo àkókò náà dáadáa, ìdènà ọkọ̀ kò ní burú tó.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò ǹkan gan. Mo fẹ́ràn láti ṣètò gbogbo ǹkan tẹ́lẹ̀ torí pé èyí máa ń mú kí ìgbésí ayé mi lọ láìsí wàhálà. Ni òwúrọ̀ kọ̀ọ̀kan, mo ti mọ ohun tí mo fẹ́ ṣe fún gbogbo ọjọ́ náà torí pé mo ti ṣètò rẹ̀ láti alẹ́ ọjọ́ tó kọjá. Mo ní kàléńdà kan tí mo máa ń kọ gbogbo ìpàdé, iṣẹ́ àti àwọn ohun tí mo ní láti ṣe sínú. Èyí ràn mí lọ́wọ́ láti má gbàgbé ǹkan kan. Nílé, mo tún ṣe ètò bí a ṣe máa ń, bí a ṣe máa ń se oúnjẹ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Èyí tó máa ń mú kí ríra oúnjẹ rọrùn. Mo máa ń kọ àtòjọ àwọn ohun tí a nílò láti rà sílẹ̀ kí a má ba à gbàgbé ohunkohun. Àwọn aṣọ mi náà wà ní ipò wọn, kò sí rúdurùdu kankan síbẹ̀. Kì í ṣe pé mo burú tó, ṣùgbọ́n mo fẹ́ràn láti mọ ibi tí gbogbo ǹkan wà. Ètò fún mi ní ìrọ̀rùn ọkàn torí pé mo mọ ohun tí ó ń bọ̀, mo sì ti múra sílẹ̀ fún un. Àwọn èèyàn kan sọ pé ètò burú, bẹ́ẹ̀ ó lè mú kí a má lè ṣe àyípadà, ṣùgbọ́n fún mi, ó ràn mí lọ́wọ́ púpọ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ǹkan tí a kọ́ sún, a kò rónú tẹ́lẹ̀ lè ṣẹlẹ̀, èyí tí ó máa ń rú ètò mi, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti yípadà kíákíá. Mo gbàgbọ́ pé ètò ṣe pàtàkì láti jẹ́ kí ìgbésí ayé lọ dáadáa. Kódà tí a bá fẹ́ ní àǹfààní fún ohun àìròtẹ́lẹ̀ pẹ̀lú ètò kí í túmọ̀ sí pé burú jù tàbí pé a kò lè gbádùn ayé, ó kàn túmọ̀ sí pé a mọ ibi tí à ń lọ.

Nígbà tí ìṣòro ẹ̀rọ ayárabíàṣá bá dé, mo máa ń gbìyànjú láti yanjú rẹ̀ fúnra mi ní àkókò ṣáájú kí n tó pe olùṣètò ẹ̀rọ. Mo ti kọ́ àwọn nǹkan kékeré nípa ẹ̀rọ àti orí Íńtánẹ́ẹ̀tì àti láti ọ̀dọ̀ àwọn fídíò lórí YouTube. Nítorí náà, mo lè tú àwọn ìṣòro tí kò nira jù bẹ́ẹ̀ ṣe. Bí kọ̀mpútà mi bá lọ́ra, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti pa á kù kí n sì tú u tán lẹ́ẹ̀kan si. Ọ̀pọ̀ ìgbà èyí máa ń yanjú ìṣòro rẹ̀. Bí kò bá ṣiṣẹ́, mo máa ń wo bóyá ẹ̀rọ ààbò virus ti bàjẹ́ tàbí bóyá fáìlì tí kò wúlò ti kún inú ẹ̀rọ náà. Mo lè pa àwọn fáìlì yẹn mọ́ tàbí kí n ya àwọn ètò tí kò ṣe pàtàkì. Bí ìṣòro náà bá jìn ju láti yanjú fúnra mi, mo máa ń wá ìrànlọ́wọ́ lórí Íńtánẹ́ẹ̀tì láti orí àwọn wẹ́ẹ̀bù tí wọ́n ń kọ́ni tàbí mo máa ń wá fídíò tí ó ṣàlàyé bí a ṣe lè ṣe àtúnṣe síbẹ̀. Bí ìṣòro náà bá burú gan an, bí i pé kọ̀mpútà kò fẹ́ tàn mọ́ rárá tàbí nǹkan pàtàkì bàjẹ́, mo máa ń pe olùṣètò ẹ̀rọ kan tí mo mọ̀. Olùṣètò ẹ̀rọ yìí ṣe ní ìgbẹ́kẹ̀lé, ó sì ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nígbà míiràn, ìṣòro náà lè wá pẹ̀lú ẹ̀rọ hardware bíi hard drive tàbí RAM, èyí tó nílò pé kí ẹni àmọ̀tán wá wò. Mo ti kọ́ pé kò dára láti gbìyànjú láti tún ẹ̀rọ tó nira bẹ́ẹ̀ ṣe fúnra mi torí pé mo lè ba á jẹ́ sí i. Yíyanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá lè yọ ènìyàn lẹ́nu gan an, ṣùgbọ́n sùúrù àti ìmọ̀ kékeré lè ràn mí lọ́wọ́ púpọ̀.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń ní ètò kan tí mo máa ń tẹ̀lé láti bẹ̀rẹ̀ ọjọ́ mi dáadáa. Ní ìgbà tí àláàmù mi bá dún ní àkókò márùn tàbí márùn àbọ̀, mo máa ń jí. Bó tilẹ̀ jẹ́ pé nígbà mìíràn ó máa ń sọ̀rọ̀ ṣòro láti fi ibùsùn sílẹ̀. Lẹ́yìn tí mo bá jí tán, mo máa ń gbàdúrà díẹ̀ láti dúpẹ́ fún ọjọ́ tuntun, mo sì máa ń bèrè fún agbára àti ìmúra sílẹ̀ fún ọjọ́ náà. Lẹ́yìn náà, mo máa ń lọ ń wẹ̀, mo sì máa ń tọ́jú ara mi. Mo fẹ́ràn láti wẹ̀ pẹ̀lú omi titu, torí pé ó máa ń mú kí n jí gangan. Lẹ́yìn ìwẹ̀, mo máa ń wọ aṣọ iṣẹ́ mi, mo sì máa ń tú ara mi ṣe. Kí n tó jẹun òwúrọ̀, mo máa ń wo ìròyìn kékeré lórí fóònù mi láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbàyé. Mo máa tún ṣàyẹ̀wò àwọn ímeèlì mi láti rí bóyá ǹkan pàtàkì bá wà tí mo gbọdọ̀ dáhùn kíákíá. Lẹ́yìn náà, mo máa ń lọ sí ilé isẹ́ láti se oúnjẹ òwúrọ̀ fún ìdílé. Mo máa ń ṣe oúnjẹ tó yára bí ẹ̀kọ àti àkàrà tàbí búrẹ́dì pẹ̀lú tea. A máa ń jẹun papọ̀ gẹ́gẹ́ bí ìdílé, èyí tó máa ń dùn mọ́ wa gan an. Nígbà tí a bá jẹun tán, mo máa ń pa àwọn ọmọ mi ní ẹ̀rín fún ọjọ́ náà, mo sì máa ń múra fún wọn fún ilé ìwé. Mo sì máa ń ríi dájú pé wọ́n ní gbogbo ohun tí wọ́n nílò. Lẹ́yìn náà, mo máa ń gbé àpò iṣẹ́ mi, mo sì máa ń jáde lọ sí ibi iṣẹ́. Ètò òwúrọ̀ mi yìí ràn mí lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ọjọ́ mi ní ọ̀nà tí ó dára àti ní ọ̀nà tí ó yege. Ó ṣì máa ń mú kí ìmúra sílẹ̀ fún ohunkóhun tí ọjọ́ náà bá ní láti fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu omi tó pọ̀ lójoojúmọ́. Mo gbìyànjú láti mu omi tó tó ìgò méjì sí mẹ́sàn-án ní ọjọ́ kọ̀ọ̀kan, èyí tí ó jẹ́ bí lítà mẹ́ta. Mo mọ̀ pé omi ṣe pàtàkì púpọ̀ fún ìlera ara, ó sì ran gbogbo ara lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa. Mo máa ń bẹ̀rẹ̀ ọjọ́ mi pẹ̀lú gíláàsì omi kan ní àárọ̀ kíákíá tí mo bá jí, kí n tó jẹun. Láàárín ọjọ́, mo máa ń pa ìgò omi kan mọ́ra torí pé ó rọrùn fún mi láti máa mu nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá ń ṣe nǹkan. Mo tún ti ṣàkíyèsí pé nígbà tí mo bá mu omi tó pọ̀, irun mi máa ń dùn dáadáa, mo sì máa ń ní agbára púpọ̀. Ni àkókò ìgbà òòrùn tàbí nígbà tí mo bá ń ṣe eré ìdárayá, mo máa ń mu omi tí ó pọ̀ jù lọ torí pé ara máa ń lo omi púpọ̀ nígbà yẹn. Mo gbà pé iṣẹ́ yìí ti ràn mí lọ́wọ́ púpọ̀ láti jẹ́ kí ara mi wà ní ìlera tí ó dára, àwọ̀ ara mi sì máa ń dán gidi gan.

Mo ń ló àkókò pẹ̀lú ẹbí mi ní ọ̀nà tí ó wù mí lórí gan-an. Ni ọjọ́ ìsinmi, gbogbo wa máa ń péjọ papọ̀ láti jẹun pọ̀, a sì máa ń sọ̀rọ̀ nípa bí ọ̀sẹ̀ náà ṣe lọ fún olúkúlùkù wa. Mo gbà pé àkókò yìí ṣe pàtàkì púpọ̀ torí pé ó máa ń mú wa sún mọ́ra pọ̀. Ni àṣálẹ́, a máa ń wo fíìmù papọ̀ tàbí a máa ń ṣe eré àwọn eré orí tábìlì. Àwọn ọmọ máa ń ní ìgbádùn púpọ̀ nígbà tí a bá ń ṣe nǹkan papọ̀ bẹ́ẹ̀. A tún máa ń jáde lọ sí ọgbà ìṣeré tàbí sí ibòmíràn tí ó dára láti gbádùn ọjọ́ náà. Ìgbà mìíràn, a máa ń lọ sí ilé àwọn ìbátan wa láti ṣe àbẹ̀wò èyí tí ó máa ń jẹ́ kí àwọn ọmọ mọ ìdílé wọn dáadáa. Mo gbìyànjú láti máa wá, láti máa wà nílé ní àkókò àlejò láti jẹ oúnjẹ alẹ́ pọ̀ pẹ̀lú wọn. A máa ń gbọ́ bí ọjọ́ àwọn ọmọ ṣe lọ ní ilé ẹ̀kọ́, a sì máa ń rán wọn, rànwọ́ lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé ìwé wọn. Ni ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́bọ̀, a máa ń ṣètò àsìkò pàtàkì kan fún ẹbí nìkan láìsí àwọn èrò ayélujára, láìsí àwọn ẹ̀ro ayélujára kí gbogbo wa lè ní àkókò ọ̀kàn ṣọ̀kan láìsí ìdààmú. Mo rò pé bí a bá ń lo àkókò pẹ̀lú ẹbí ló ṣe pàtàkì jù lọ nínú ìgbésí ayé. Torí náà, mo máa ń ṣe ojúṣe yìí ní pàtàkì gan-an.

Mo ma n jẹ oúnjẹ alẹ́ ní àkókò tó tọ̀nà. Ìgbà gbogbo láàrin ago mẹ́fà alẹ́ sí ago méje alẹ́. Èyí ni àkókò tí ó dára jùlọ fún mi àti ẹbí mi torípé gbogbo wa a ti dé ilé láti ibi iṣẹ́ àti ilé ẹ̀kọ́. Mo gbìyànjú láti máa jẹun alẹ́ Pẹ́ jù torípé mo ti gbọ́ pé kò dára fún ìlera láti jẹun ní alẹ́ òru kí a sì lọ sùn láìpẹ́. Tí mo bá jẹun ní àkókò tó yá beẹ́, ara mi ma n ní àkókò láti tú oúnjẹ náà ká dáadáa ṣáájú kí n tó lọ sùn. Eyí má n mú kí ó rọrùn kí orún sùn mi dùn gan-an, inú mi kì í sì máa n yọ mí lẹ́nu. Ni ọjọ́ ìsinmi, A lè jẹun ní, a lè jẹun ní àfi díẹ̀ bí i ago mẹ́sàn-án tàbí ago mẹ́wàá nítorípeé a má n ní àkókò láti ṣètò oúnjẹ dáadáa àti láti gbádùn àkókò náà papọ̀ láì yára. Ṣùgbọ́n ní ọjọ́ iṣẹ́, mo má n tẹ̀lé àkókò ago mẹ́fà sí méje alẹ́ náà gan an torípé ó bá ètò ọjọ́ wa mọ̀. Mo rò pé iṣẹ́ yìí ti ràn mí lọ́wọ́ láti ní ìlera tí ó dára. O sì ti di ìṣesí tí gbogbo wa, tí gbogbo ẹbí wa ti mọ̀.

Ètò ṣe pàtàkì gan-an nínú ìgbésí ayé mi. Mo gbà pé láìsí ètò tí ó dára, ohun gbogbo lè dárú. A ṣì le pàdánù àkókò púpọ̀. Nítorí náà mo máa ń gbìyànjú láti ní ètò fún gbogbo nǹkan tí mo bá ń ṣe. Ni òwúrọ̀, mo ní ètò kan tí mo máa ń tẹ̀lé. Mo máa ń jí ní àkókò kan náà ní ọjọ́ gbogbo. Mo sì máa ń ṣe àwọn nǹkan bí wẹ̀, wọ aṣọ, jẹ oúnjẹ, òwúrọ̀ kín tó jáde lọ sí ibi iṣẹ́. Èyí máa ń mú kí òwúrọ̀ mi rọrùn kò sì ní ní wàhálà kankan. Fún iṣẹ́ mi, mo ní àtòjọ àwọn iṣẹ́ tí mo gbọdọ̀ parí fún ọjọ́ kọ̀ọ̀kan. Mo sì máa ń wọ láti rí dájú pé mi ò gbàgbé ohun kankan. Mo tún ní ètò fún owó mi. Mo mọ iye owó tí mo máa ń ná lóṣù. Mo sì máa ń pa díẹ̀ mọ́ ọn fún ọjọ́ iwájú. Èyí ràn mí lọ́wọ́ láti máa ná owó ní àsìkò àti láti máa ṣe ná owó lásán lórí àwọn nǹkan tí kò nílò. Ni ilé, a ní ètò fún gbígbé ilé, fífọ aṣọ àti fún ṣíṣe oúnjẹ. Gbogbo ẹ̀, gbogbo ẹni, gbogbo ẹ̀ ní mo ṣe iṣẹ́ tirẹ̀. Èyí sì máa ń mú kí ilé wà ní ìlànà. Síbẹ̀síbẹ̀, mo mọ̀ pé ètò kò gbọdọ̀ le jù lọ. Igba mìíràn, nǹkan lè yípadà láì ro tẹ́lẹ̀. A sì ní láti ní ìrọ̀rùn ọkàn láti parí rẹ̀. Ṣùgbọ́n ní ìpínlẹ̀, ètò ti ràn mí lọ́wọ́ púpọ̀ láti jẹ́ kí ìgbésí ayé mi kí ó ní ìbámu. Mo sì máa ń parí àwọn iṣẹ́ mi ní àkókò tí ó yẹ.

Mo ní kọ̀ǹpútà alágbèéká tí ó wúlò gan-an fún iṣẹ́ mi. Ó jẹ́ irú tí mo lè gbé lọ sí ibi gbogbo, èyí tí ó ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún mi torí pé mo lè ṣiṣẹ́ níbikíbi tí mo bá wà. Kọ̀ǹpútà náà ní ìrísí tí ó dára, ó sì fẹ́rẹ̀ tó ọdún mẹ́rin tí mo ti rà báyìí. Ó ní agbára tó pọ̀ láti ṣe gbogbo iṣẹ́ tí mo nílò rẹ̀ fún. Mo máa ń lò ó fún kíkọ́ àwọn àkọsílẹ̀, fún ṣíṣe àwọn iṣẹ́ lórí ayélujára, fún ìpàdé fídíò pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ àti fún gbígbé àwọn fáìlì mí pamọ́. Ìrísí rẹ̀ kéré díẹ̀ tí ó sì rọrùn láti gbé. Nítorí náà, mo lè fi sínú apò mi kí n sì máa lò ó pẹ̀lú rẹ̀ káàkiri. Mo tún ní kọ̀ǹpútà mìíràn nílé tí ó tóbi díẹ̀ sí i tí mo máa ń lò fún àwọn iṣẹ́ tí ó nílò ojú kọ̀ǹpútà tí ó tóbi. Àwọn ọmọ, àwọn ọmọ inú ilé náà tún máa ń lò ó láti ṣe iṣẹ́ ilé wọn nígbà mìíràn. Ṣùgbọ́n kọ̀ǹpútà alágbèéká mi ni mo máa ń lò jùlọ torí pé ó wà pẹ̀lú mi nígbà gbogbo. Ó sì ti di ọ̀rẹ́ tí, ọ̀rẹ́, ọ̀rẹ́ tí ń le gbẹ́kẹ̀lé fún gbogbo ohun tí mo bá nílò. Mo máa ń tọ́jú rẹ̀ dáadáa, mo sì máa ń ṣe àyẹ̀wò rẹ̀ láti rí i dájú pé ó ń ṣiṣẹ́ dáadáa. Mo gbà pé kọ̀ǹpútà tí ó dára jẹ́ ohun ìní pàtàkì ní ayé òde òní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ gan. Ó máa ń jẹ́ ìrírí tí ó yaani lẹ́nu láti wo òkè ojú ọ̀run láti rí. Ó máa ń fún mi ní ìrírí àlàáfíà àti iṣẹ́ kékeré nínú ayé tí ó tóbi yìí. Ni àwọn ìgbà mìíràn, ní ìgbà tí ojú ọ̀run bá mọ́ dáadáa láìsí àwọ̀sánmà, mo máa ń jókòó lóde láti tàbí mo máa ń gun orí òrùlé wa láti wo àwọn ìràwọ̀. Mo fẹ́ràn láti rí òṣùpá àti bí ó ṣe ń yípadà láti ọjọ́ dé ọjọ́. Ìgbà mìíràn, mo máa ń gbìyànjú láti wá àwọn ìràwọ̀ pàtàkì tí mo ti gbọ́ nípa wọn bíi agbára ológo tàbí àwọn òmíràn tí wọ́n sọ fún wa ní ìtàn àtẹ̀yìnwá. Mo tún máa ń mú àwọn ọmọ jáde láti wo àwọn ìràwọ̀ papọ̀. Mo máa ń sọ ìtàn àwọn ìràwọ̀ fún wọn, mo sì máa ń kọ́ wọn nípa bí ojú ọ̀run ṣe tóbi tó àti bí àwọn ìràwọ̀ ṣe jìnnà sí wa tó. Wọ́n máa ń ní ìyanu púpọ̀, wọ́n sì máa ń bèrè ìbéèrè púpọ̀. Ó jẹ́ àkókò tí ó dára láti kọ́ wọn nípa ẹ̀dá Ọlọ́run àti bí ayé ṣe tóbi tó. Ìgbà tí mo bá ń wò wọ́n, mo máa ń ronú nípa iye ènìyàn tí wọ́n ti wà, tí wọ́n ti wo àwọn ìràwọ̀ kan náà yí láti ìgbà àtijọ́. Ó máa ń fún mi ní ìmọ̀ràn pé àwa ènìyàn jẹ́ apá kan ṣoṣo nínú ohun tí ó tóbi jù lọ. Wíwo àwọn ìràwọ̀ máa ń mú kí ẹ̀mí mi balẹ̀, ó sì máa ń fún mi ní ìrètí àti ìmọ̀lára ìyanu sí ẹ̀dá Ọlọ́run.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ àbámẹ́ta àti ní ọjọ́ ìsinmi. Mo ti ṣètò rẹ̀ bẹ́ẹ̀ torí pé ó bá ètò ọ̀sẹ̀ mi mu dáadáa. Ni ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe ìmọ́tótó kékeré kan. Mo máa ń gbá ilẹ̀, mo sì máa ń nu àwọn ohun ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n wà ní ibi gbígbé sí ibi ìdọ̀tí. Èyí kò máa ń gba kókó púpọ̀ ṣùgbọ́n ó máa ń mú kí ilé wa ní ìmọ́tótó títí dé ọjọ́ ìsinmi. Ni ọjọ́ ìsinmi ni mo máa ń ṣe ìmọ́tótó tí ó jinlẹ̀ jù lọ. Mo maa n beere ni owuro kutukutu leyin ti aba ti je ounje aro. Gbogbo ẹbí máa ń kópa nínú rẹ̀ kì í ṣe mi nìkan. Àwọn ọmọ máa ń ràn mí lọ́wọ́ láti tún àwọn ohun èlò wọn, wọ́n sì máa ń gbá àwọn yàrá wọn. Ìyàwó mi àti èmi máa ń ṣe àwọn ibi mìíràn nínú ilé. A máa ń gbá gbogbo yàrá, a máa ń nu ilẹ̀, a sì máa ń fọ àwọn ojú fèrèsé àti àwọn ibi tí eruku ti kó sí. Mo máa ń fọ balùwẹ̀ àti àwọn àga, mo sì máa ń tún àwọn nǹkan ṣe sí ibi tí ó yẹ. Ni ilé ìwé, a máa ń fọ àwọn ohun èlò inú ilé ìdáná àti ilé ìwẹ̀. Gbogbo rẹ̀ máa ń gba bí i wákàtí méjì tàbí mẹ́ta, ṣùgbọ́n nígbà tí a bá parí rẹ̀, ilé máa mọ́ gan-an. Mo gbà pé ilé tí ó mọ́ ṣe pàtàkì fún ìlera wa àti fún ìri ìlera wa. Nítorí náà mo máa ń ṣe ìmọ́tótó yìí lọ́nà tí ó tọ́ gan-an láìsí àkàwé.

Ètò ìdárayá mi ṣe pàtàkì púpọ̀ fún mi torí pé ó máa ń mú kí ara mi wà ní ìlera tí ó dára. Mo máa ń gbìyànjú láti ṣe eré ìdárayá ní ìgbà mẹ́rin tàbí ìgbà márùn-ún lọ́sẹ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti ní agbára àti láti yọ ara mi lẹ́nu lẹ́yìn àwọn ọjọ́ iṣẹ́ tí ó dààmú. Ni ọjọ́ ajé àti ní ọjọ́ ìsinmi, mo máa ń lọ sáré ní àárọ̀ kùtùkùtù fún ìṣẹ́jú ọgbọ̀n. Mo fẹ́ràn sáré torí pé ó rọrùn, mi ò sì nílò ohun èlò púpọ̀ fún ùn. Mo kàn máa ń gbọ́ orin tí ó dùn nígbà tí mo bá fẹ́ sáré, èyí sì máa ń jẹ́ kí àkókò náà kọjá kíákíá. Ni ọjọ́ ìsinmi, sáré mi máa ń gùn díẹ̀ sí i, bóyá ìṣẹ́jú ọgọ́ta tàbí ó lé torí pé mo ní àkókò sí i. Ni ọjọ́, ní ọjọ́bọ̀ àti ní ọjọ́bọ̀, mo máa ń lọ lọ sí ilé ìdárayá láti gbé àwọn ohun bíwo tí wọ́n ń pè ní weights. Èyí máa ń mú kí àwọn iṣan ara mi lágbára ó sì máa ń fún mi ní ìmọ̀lára tí ó dára. Mo máa ń lo wákàtí kan sí ilé ìdárayá, mo sì máa ń ṣe oríṣiríṣi eré fún apá, ẹ̀yìn, ẹsẹ̀ àti àwọn apá mìíràn. Ni ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe eré yoga tàbí eré tí ó rọrùn díẹ̀ nílé, nílé. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti na ara ó sì máa ń mú kí ọkàn mi balẹ̀. Ni àkókò ìsinmi, mo tún máa ń ṣe eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ ìsinmi. A máa ń ní ìgbádùn gan-an a sì máa, a sì máa ń ṣe eré fún wákàtí méjì tàbí ó lé. Mo tún máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tí ó ní ìlera àti láti mu omi tó pọ̀ torí pé mo mọ̀ pé eré ìdárayá nìkan kò tó, oúnjẹ tí ó dára náà ṣe pàtàkì. Látàrí èto yìí, ara mi má ń dùn gan-an mo sì ní agbára láti ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe lọjoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì yìí ṣe pàtàkì gan fún mi torí pé ó jẹ́ ìdánimọ̀ mi ní ibi iṣẹ́, ó ní orúkọ mi, ó ya iṣẹ́ mi àti fọ́tò mi ní orí rẹ̀. Mo máa ń gbé e lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ torí pé a nílò rẹ̀ láti wọlé sí ilé-iṣẹ́ wa. Káàdì náà máa ń ṣí, káàdì náà máa ń ṣí àwọn ilẹ̀kùn pàtàkì nínú ilé iṣẹ́ wa nígbà tí a bá fi ilé ẹrọ tí ó wà ní ẹ̀gbẹ́ ilẹ̀kùn. Láìsí káàdì yìí, ènìyàn kò lè wọlé sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi nínú ilé iṣẹ́ wa. Èyí jẹ́ ọ̀nà láti ṣe ààbò fún ilé iṣẹ́ àti àwọn òṣìṣẹ́ tí ó wà nínú rẹ̀. Mo máa ń pa á mọ́ nínú àpò mi pẹ̀lú ìkọ̀wé àti àwọn káàdì mìíràn torí pé mo gbọdọ̀ máa mú un lọ́wọ́ nígbà gbogbo. Tí mo bá gbàgbé káàdì mi sílé, ó máa ń yọ mí lẹ́nu púpọ̀ torí pé mo ní láti lọ sí office ààbò láti gba káàdì àlejo tí yóò wúlò fún ọjọ́ náà nìkan. Torí náà mo máa ń ṣọ́ra gan láti má ṣe gbàgbé ẹ̀. Káàdì iṣẹ́ yìí tún ṣe pàtàkì nígbà tí a bá ń lọ sí àwọn àpéjọ iṣẹ́ níbòmíràn tàbí nígbà tí a bá nílò láti fi ara wa hàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa. Mo tọ́jú rẹ̀ dáadáa, kò sì sí ìṣọnú rárá látara rẹ̀ látara, látàrí pé mo ti ń lò ó. Ó jẹ́ apá kan pàtàkì nínú ohun èlò iṣẹ́ mi tí mo gbọdọ̀ máa ní lójoojúmọ́.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi jẹ́ ọ̀sẹ̀, jẹ́ ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ilé iṣẹ́ wa ṣètò ìkọ́ni kan nípa lílo ẹ̀rọ tuntun tí a ṣẹ̀ṣẹ̀ rà fún wa. Ètò yìí wúlò gan torí pé ó mú kí iṣẹ́ wa yára si, ó sì pọ̀ mọ́ kí a ṣe àṣìṣe. Mo lọ sí ìkọ́ni náà fún ọjọ́ méjì. Ọjọ́ àkọ́kọ́ ni wọ́n ṣàlàyé bí ẹ̀rọ náà ṣe ń ṣiṣẹ́ fún wa. Ọjọ́ kejì ni wọ́n gbìyànjú láti lọ láti lò fúnra wa. Ó jẹ́ ìrírí tí ó dùn torí pé mo ti kọ́ àwọn ọ̀nà tuntun tí yóò mú kí iṣẹ́ mi rọrùn si. Lákòtán, ó gba àmì ẹ̀rí tí ó fi hàn pé a ti parí ìkọ́ni náà. Látàrí pé ilé iṣẹ́ wa fẹ́ kí àwọn òṣìṣẹ́ máa kọ́ nǹkan tuntun ní ìgbà gbogbo, wọ́n máa ń pèsè ànfàní bẹ́ẹ̀ fún wa. Ìgbà mìíràn, wọ́n máa ń ránṣẹ́ sí wa láti kọ́ ẹ̀kọ́ lórí ayélujára. Ìgbà mìíràn sì ni wọ́n máa ń mú àwọn olùkọ́ni wá sí ilé iṣẹ́. Mo rò pé èyí ṣe pàtàkì púpọ̀ torí pé ayé ń yípadà, iṣẹ́ náà sì ń yípadà pẹ̀lú. Nítorí náà, a gbọ́dọ̀ máa kọ́ àwọn ọ̀nà tuntun láti ṣe nǹkan. Mo gbà pé bí a bá ń kọ́ nǹkan tuntun, a máa ń di ènìyàn tí ó dára jù lọ fún iṣẹ́ wa, a sì máa ń ní ànfàní láti ní ìgbéga ní ibi iṣẹ́. Nítorí náà, mo máa ń gbìyànjú láti kópa nínú gbogbo ìkọ́ni tí ilé iṣẹ́ wa bá ṣètò. Kò sí bìkítà pé, pé òṣòro tó mélòó.

Òwúrọ̀, mo máa ń jẹ oúnjẹ tí ó ní ìlera tí ó sì ń fún ni ní agbára fún ọjọ́ náà. Mo, mo gbà pé oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì púpọ̀ torí pé ó ń bẹ̀rẹ̀ ọjọ́ náà ní ọ̀nà tí ó dára. Nítorí náà ni mi ò gbọdọ̀ fo oúnjẹ òwúrọ̀ ṣeré rárá. Ni ìgbà púpọ̀, mo máa ń jẹ àkàrà pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àti èso tí ó tutù. Mo fẹ́ràn àkàrà torí pé ó rọrùn láti ṣètò, ó sì ní àwọn ohun tí ara nílò. Mo máa ń fi oyin díẹ̀ si láti mú kí ó dùn sí. Igba mìíràn, mo máa ń jẹ ẹ̀kọ pẹ̀lú, mo máa ń jẹ ẹ̀kọ pẹ̀lú ẹ̀kọ àgbàdo tàbí àkàrà èlùbọ́ òyìnbó pẹ̀lú ẹyin, ẹyin àti búrẹ́dì. Mo tún máa ń mu tea tàbí coffee kékeré kan pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mi. Èyí máa ń jí mi dáadáa, ó sì máa ń fún mi ní agbára. Ni ọjọ́ ìsinmi, nígbà tí mo bá ní àkókò sí, mo lè ṣe oúnjẹ òwúrọ̀ tí ó tó, tí ó tóbi díẹ̀ si bíi íyan pẹ̀lú ẹ̀fọ́ àti ẹran tàbí pancakes pẹ̀lú oyin àti butter. Ṣùgbọ́n ní ọjọ́ iṣẹ́, mo máa ń jẹ nǹkan tí ó dára tí ó sì rọrùn torí pé mo nílò láti jáde kúrò nílé kíákíá. Mo gbìyànjú láti yàgò fún oúnjẹ tí ó ní epo púpọ̀ tàbí ṣúgà púpọ̀ ní òwúrọ̀ torí pé wọ́n máa ń mú kí ẹru máa bà mí. Oúnjẹ òwúrọ̀ tí ó ní ìlera máa ràn mí lọ́wọ́ láti ṣe dáadáa títí dé àsìkò oúnjẹ ọ̀sán. Mo sì máa ń gbádù, gbádù ní agbára láti kọjú gbogbo iṣẹ́ òjọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń rìn àtẹ̀gùn gan. Ó jẹ́ ọ̀kan lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ torí pé ó rọrùn, mo sì le ṣe é níbikíbi. Rírin àtẹ̀gùn dára fún ìlera ara, ó sì máa ń jẹ́ kí ọkàn balẹ̀ gan. Mo máa ń rin àtẹ̀gùn ní agbègbè wa ní àárọ̀ ṣáájú kí n tó lọ sí ibi iṣẹ́ tàbí ní alẹ́ lẹ́yìn tí mo bá dé ilé. Ìgbà mìíràn, mo máa ń mú àwọn ọmọ tàbí ìyàwó mi lọ́wọ́ lọ pẹ̀lú mi torí pé ó jẹ́ àkókò tí ó dára láti máa sọ̀rọ̀ papọ̀ nígbà tí a bá ń rìn. A máa ń wo àwọn ilé tí ó dára, a sì máa ń kí àwọn aládùgbò tí a bá pàdé ní ọjọ́ ìsinmi, mo máa ń rin jìnnà díẹ̀ sí. Bóyá wákàtí kan tàbí ó lé, mo fẹ́ràn láti lọ sí ọgbà ìṣeré tàbí sí ibi tí àwọn igi wà, ibi tí ojú ọ̀run yóò ti mọ́ dáadáa. Rìn nínú ìsàlẹ̀ àwọn igi àti gbígbọ́ ẹyẹ tí ó ń kọrin máa ń fún mi ní ìrírí àlàáfíà tí ó pọ̀ jù. Ó máa ń jẹ́ kí ọkàn mi yọ̀, ara rẹ̀ kúrò lórí àwọn ìṣòro ọjọ́. Mo tún ti ṣàkíyèsí pé lásarí pé mo ti ń rìn àtẹ̀gùn lójoojúmọ́ ara mi ti ń lágbára si, mo sì máa ń sùn dáadáa ní òru. Kò nílò ohun èlò kankan àfi bàtà tí ó dára. Nítorí náà ó rọrùn gan-an láti bẹ̀rẹ̀. Rírin àtẹ̀gùn jẹ́ ohun tí mo le ṣe títí dé ìgbà tí mo bá gbọ́. Nítorí náà, mo gbà pé ó jẹ́ ọ̀nà tí ó dára jùlọ láti tọ́jú ara mi.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Mo ní àwọn aṣọ pàtàkì tí mo máa ń wọ̀ ní ìgbà tí ojú ọjọ́ bá tutù. Ni agbègbè wa, òtútù máa ń mú ní àkókò kan nínú ọdún. Nítorí náà, ó ṣe pàtàkì láti ní aṣọ tí yóò máa dáàbò bo ara èèyàn. Mo ní àwọn swẹ́tà àti jákẹ́ẹ̀tì tí wọ́n nípọn, tí ó sì lágbára láti dènà òtútù. Mo tún ní àwọn ẹ̀wù àwọ̀ lékè tí ó ní ìhò tí mo máa ń wọ̀ sábẹ́ aṣọ mi láti mú kí ara tutù. Ni àkókò òtútù gan, mo máa ń wọ àwọn aṣọ púpọ̀ lára ara mi, mo sì máa ń fi fìlà àti ìbọ̀wọ́ bọ orí àti ọwọ́ mi torí pé àwọn ibi yìí máa ń tutù kọjá àwọn ibòmíràn. Ni òru, mo ní aṣọ ibùsùn tí ó nípọn tí mo máa ń gbé bọ ara mi nígbà tí mo bá ń sùn. Mo tún máa ń wọ sòkòtò àti bàtà aláwọ̀ lékè láti jẹ́ kí ara tutù dáadáa. Ìgbà tí òtútù bá mú gan, mo máa ń fi àpò tí ó nípọn sí orí mi lórí ibùsùn èyí sì máa ń mú kí oorun sùn mi dùn. Mo tún, mo tọ́jú àwọn aṣọ òtútù mi dáadáa. Mo máa ń fọ̀ wọ́n ní òrèkóòrè, mo sì máa ń pa wọ́n mọ́ ní ibi tí ó tọ́ nígbà tí àkókò òtútù bá ti kọjá. Báyi tí oorun ti dé, mo máa, mo ti kó wọn jọ sínú àpótí títí dé ìgbà tí òtútù yóò tún padà wá. Mo mọ̀ pé bí ojú ọjọ́ bá yípadà láìròtẹ́lẹ̀, mo ní àwọn aṣọ tí yóò dáàbò bo mi nítorí náà èyí fún mi ní ìrù, ìlérí ààbò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n kì í ṣe nígbà gbogbo. Mo máa ń lọ síbẹ̀ ní ẹ̀ẹ̀kan tàbí èèmejì lóṣù torí pé ó rọrùn, ṣùgbọ́n ohun tí a nílò wà ní ibìkan náà. Ní òpópónà, mo lè ra oúnjẹ, àwọn ohun ìmúra àti àwọn nǹkan mìíràn tí ilé wa nílò láìsí wíwọ síbi púpọ̀. Ṣùgbọ́n fún oúnjẹ tí ó tutù bíi ẹ̀fọ́ àti ẹja, mo fẹ́ràn láti rà wọ́n ní ọjà àdúgbò wa. Ìdí rẹ̀ ni pé oúnjẹ tí wọ́n tà níbẹ̀ máa ń tutù jùlọ. Ó sì máa ń dùn dáadáa torí pé àwọn àgbẹ̀ inú agbègbè wa ni wọ́n máa ń mú wọn wá. Mo tún fẹ́ràn láti rán àwọn oníṣòwò kékeré lówó lọ́wọ́ nínú àdúgbò wa. Iye owó náà sì máa ń pòkun díẹ̀ ju ti òpópónà lọ ní ọjà àdúgbò. Tí mo bá lọ sí òpópónà, mo máa ń ṣe àkójọpọ̀ ohun tí mo nílò ṣáájú kí n tó lọ. Èyí máa ràn mí lọ́wọ́ láti máa ṣe, láti máa ṣe rán àwọn nǹkan tí, tí n kọ nílò, tí n kò nílò, ra àwọn nǹkan tí n kò nílò. Mo tún máa ń wo owó iye àwọn nǹkan dáadáa láti rí èyí tí ó pọ̀ jùlọ. Igba mìíràn, wọ́n máa ń ní àwọn owó ìdínkù lórí àwọn oúnjẹ kan. Nígbà yẹn ni mo máa ń lo láǹfààní náà. Mo gbà pé.

Ìrántì ìgbà ọmọdé mi tí mo rántí dáadáa jùlọ ni àwọn àkókò tí mo fi ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní agbègbè wa. A máa ń ṣeré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá títí dé àṣálẹ́ láìsí àárẹ̀. Àwọn ọjọ́ yẹn kò sí ẹ̀rọ ayélujára tàbí fóònù alágbèéká. Nítorí náà, gbogbo wa máa ń jáde síta láti gbádùn ọjọ́ náà papọ̀. A máa ń gun igi, a sì máa ń sáré káàkiri nínú agbègbè. Ìgbà yẹn dùn gan-an. Mo túrán tí ọjọ́ ìsinmi tí gbogbo ẹbí a máa péjọ nílé àwọn bàbánlá, bàbánlá mi. Gbogbo ẹbí a máa wá papọ̀, a sì máa jẹun pọ̀. Àwọn alàgbà a máa sọ ìtàn àtẹ̀yìnwá fún wa, wọ́n sì máa ń kọ́ wa ní ìwà rere àti àṣà wa. Àwọn ọmọdé a máa ṣeré papọ̀, àwa sì máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ pàtàkì tí àwọn àgbàlagbà ń sọ. Ìgbà yẹn fún mi ní ìmọ̀ràn pé ẹbí ṣe kókó gan. Ìrántì mìíràn tí mo, tí ó wà nínú ọkàn mi ní ìgbà tí màmá mi a máa gbé mi lọ sí ọjà. Mo fẹ́ràn rírà àwọn, mo fẹ́ràn rírán àwọn ènìyàn tí wọ́n ń ta oúnjẹ oríṣiríṣi. Wọ́n sì máa ń ní ìyanu sí gbogbo àwọn àwọ̀ àti oòrùn tí ó dùn. Màmá mi a máa jẹ́ kí a yan èso tí mo fẹ́, ó sì máa rà á fún mi. Àwọn àkókò kékeré bẹ́ẹ̀ ni mo rántí pẹ̀lú ìfẹ́ púpọ̀. Ìgbà ọmọdé mi kò ní ọ̀rọ̀ púpọ̀ tàbí àwọn ohun èlò tí ó gbówó lórí, ṣùgbọ́n ó kún fún ayọ̀ àti ìfẹ́. A ní àkókò láti gbádùn ìgbésí ayé láìsí ìṣòro púpọ̀. Àwọn ọjọ́ yẹn kọ́ mi ní àwọn nǹkan pàtàkì tí mò ń lò títí di òní yìí, wọ́n sì jẹ́ apá kan pàtàkì nínú ẹni tí mo jẹ́ báyìí.

Bẹ́ẹ̀, mo máa ń ṣe yoga ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń ṣe é ní ẹ̀ẹ̀kan tàbí ẹ́ẹ̀méjì lọ́sẹ̀, ní pàtàkì ní ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ ìsinmi. Mo bẹ̀ẹ̀rẹ̀ sí ń ṣe yoga ní ọdún di ẹ sẹ́yìn nígbà tí ọ̀rẹ́ kan ṣàlàyé fún mi nípa bí oti wúlò tó o. Mo gbìyànjú rẹ̀ mo sì rí pé ó dára gan an fún mi. Yoga máa ń ràn mí lọ́wọ́ láti na ara mi, ó sì máa ń mú kí ọkàn mi balẹ̀. Lẹ́yìn ọjọ́ iṣẹ́ tí ó ti dààmú, yoga máa ń mú kí ara mi sinmi gan an. Mo máa ń ṣe é nílé, mo sì máa ń tẹ̀lé àwọn fídíò lórí ayélujára tàbí mo máa ń lo ápù, áápù kan tí ó ń ṣe ìtọ́sọ́nà. Àkókò tí mo bá ń lò ó fún un máa ń jẹ́ bí ìṣẹ́ju ọgbọ̀n sí wákàtí kan, ó dà lórí àkókò tí mo bá ní. Mo fẹ́ràn yoga torí pé ó kọ́ ni, o kò ní wàhálà tó pọ̀ ó sì rọrùn láti ṣe é. Mi ò nílò láti lọ síbi pàtàkì kankan. Gbogbo oun tí mo nílò ni áàpù kan àti àyè tí ó ba lẹ ni le yoga tu ràn mí lọ́wọ́ láti mí ìmí dáadáa, èyí tí ó ṣe pàtàkì fún ìlera mi. Mo ti ṣàkíyèsí pé látàrí pé mo ti ń ṣe yoga, ẹ̀hìn mi kò máa dùn mí mọ́ bí i ti tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo gbe pé yoga nìkan kò tó fún mi. Mo gbà pé yoga nìkan ò tó fún mi. Nítorí náà, mo máa ń, mo máa ń pọ̀ àwọn eré ìdárayá mìíràn bíi sáré àti gbígbé àwọn ohun wúwo láti jẹ́ kí ara mi lágbára ní gbogbo ọ̀nà. Yoga jẹ́, o jẹ apá kan pàtàkì nínú ètò ìdárayá mi, ó sì ti ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún ìlera ara àti ọkàn mi.

Mo fẹ́ràn oríṣiríṣi orin, ṣùgbọ́n ìdí náà dá lórí bí ara mi ṣe rí lákòókò náà. Nígbà tí mo bá fẹ́ gbádùn ara mi tàbí nígbà tí mo bá ń ṣeré, mo máa ń fẹ́ràn orin Afrobeat àti Highlife tí ó ní ìlù tí ó ń dùn tí a sì lè jó sí. Àwọn orin yìí máa ń mú kí ara mi yọ̀, wọ́n sì máa ń fún mi ní agbára. Mo fẹ́ràn àwọn orin Yorùbá àtijọ́ àti àwọn orin Fuji tí àwọn àgbàlagbà máa ń gbọ́ nígbà kan rí. Ni àkókò tí, tí ara mi bá ń sinmi tàbí tí mo bá fẹ́ ronú jinlẹ̀, mo máa ń gbọ́ orin tí ó balẹ̀ díẹ̀ bíi jazz. Àwọn orin yìí máa ń ràn mí lọ́wọ́ láti mú ọkàn mi balẹ̀. Wọn kò sì ní ariwo púpọ̀. Mo tún fẹ́ràn orin ìjọsìn ní pàtàkì ní ọjọ́ ìsinmi nígbà tí mo bá múra láti lọ sí ilé ìjọsìn. Orin ìyìn àti orin ìbùkún máa ń fún mi ní ìlera tí ó dára, wọ́n sì máa ń mú kí n ṣe, kí n yin Olúwa. Nígbà tí mo bá ń ṣàárẹ̀, tàbí tí mo bá ń ṣe àìsàn, mo máa ń nífẹ̀ẹ́ láti gbọ́ orin ìyìn nítorí ó máa ń jẹ́ kí ara mi yá gágá. Hip-hop àti orin àpilẹ̀rọ máa ń fún mi ní ìtara láti tẹ̀síwájú nígbà tí ara bá ti rẹ̀ mí. Mo tún máa ń gbọ́ àwọn orin R&B tí ó dùn nígbà tí mo bá fẹ́ sinmi lẹ́yìn iṣẹ́. Ohun tí ó ṣe pàtàkì jùlọ fún mi ni kíi ṣe, ni kíi ṣe ẹ̀yà orin ṣùgbọ́n bí ó ṣe sọ̀rọ̀ sí ọkàn mi lọ́kàn kan náà. Orin tí ó ní ọ̀rọ̀ tí ó jinlẹ̀ tàbí tí ó kọ́ni nípa nǹkan pàtàkì tí mo máa ń fẹ́ràn jù lọ. Mo gbà pé orin ní agbára láti yí ìrí lára ènìyàn padà. Nítorí náà, mo máa ń ṣọ́ra láti yan orin tí mó mú kí ọjọ́ mi lè dára.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn-ín músẹ́. Àwọn ọmọ mi máa ń pa mí ní ẹ̀fẹ̀ tó máa ń mú mi rẹ́rìn-ín gan-an. Pàápàá nígbà tí wọ́n bá ń sọ nǹkan tí kò ní ìtumọ̀ tàbí tí wọ́n bá ń ṣe ohun tó yà mí lẹ́nu. Ọmọdé kan náà lè sọ̀rọ̀ tó ya ènìyàn lẹ́nu láìmọ̀, èyí tó máa ń dùn-ún gan-an. Àwọn ọ̀rẹ́ mi tún máa ń pa mí pa ẹ̀fẹ̀. Pápàpá ẹni tí ó mọ bí a ṣe máa ń sọ̀rọ̀ láti mú kí àwọn èèyàn rẹ́rìn-ín. Nígbà tí a bá jáde, a máa ń pa àwàdà, a sì máa ń rẹ́rìn-ín títí tí omi yóò fi máa jáde lójú. Mo tún fẹ́ràn láti wọ-- wo àwọn fíìmù alárinrin tàbí àwọn ètò tẹlifísàn tó máa ń pa ẹ̀fẹ̀, wọ́n sì máa ń mú mi rẹ́rìn-ín gan-an. Nígbà tí àwọn olóṣèré báyìí bá ń ṣe àwọn ohun tó yà mí lẹ́nu, ẹ̀rín máa ń mú mi láìṣe- láìṣe lẹ́rọ̀. Lẹ́kànkan, àwọn ìṣẹ̀lẹ̀ òjijì tó máa ń ṣẹlẹ̀ lójijì máa ń mú mi rẹ́rìn-ín. Bí i pé ẹni kan bá ṣubú láìró tàbí bí ohun kan tó yà mí lẹ́nu bá ṣẹlẹ̀ lójijì náà.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré kan ní ẹ̀yìn ilé wa. Ó sì jẹ́ ibi tí mo fẹ́ràn gan. Ọgbà yìí kò tóbi púpọ̀, ṣùgbọ́n ó tó láti gbin àwọn ewéko àti àwọn igi èso. Mo gbin ata, tòmátò àti àwọn ewéko tí a fi ń ṣe oúnjẹ mìíràn níbẹ̀, èyí tó máa ń wúlò fún ilé wa. Rírán àwọn ewéko náà dàgbà, ṣiṣẹ́ abájẹ abájádé. Wọ́n máa ń fún mi ní ayọ̀ àti ìmọ̀lára àṣeyọrí. Mo ní igi lẹ́mọ́nì kan pẹ̀lú tó máa ń so èso. A sì máa ń fi ṣe juusu. Mo tún gbin ọ̀dùnkún díẹ̀ níbẹ̀ tó máa ń léwe gan. Wọ́n sì máa ń fún ọgbà náà ní àwọ̀. Ni ọjọ́ ìsinmi, mo máa ń lọ síbẹ̀ láti tọ́jú àwọn ewéko náà, láti fọ̀ wọ́n àti láti fa koríko àti láti ríi dájú pé wọ́n n dàgbà dáadáa. Àwọn ọmọ mi máa ń wà bá mi. Wọ́n sì máa ń ràn mí lọ́wọ́ díẹ̀. A máa ń kó wọn nípa, nípa bí àwọn ewéko ṣe máa ń dàgbà àti pàtàkì títọ́jú ilé. Ọgbà náà tún ní àga díẹ̀ níbẹ̀ níbi tí a ti máa ń jókòó láti sinmi ní alẹ́. A sì máa ń gbádùn afẹ́fẹ́ tó tutù ní ìlà, ní ìlànà. Títọ́jú ọgbà rán mi lọ́wọ́ láti parí, láti parí ara mi lẹ́yìn iṣẹ́. Ó sì fún mi ní ìrọ̀rùn ọkàn. Kò sí sí nǹkan tó dùn bí jíjẹ, jíjẹ oúnjẹ tí a gbìn fúnra rẹ̀ tí a sì ti tọ́jú rẹ̀ láti ìbẹ̀rẹ̀. Ọgbà jẹ́ ibi àlàáfíà, ibi tí mo lè sọnù kúrò nínú wàhálà ìgbáyé tí ń ṣe, tí sì n lè bá ẹ̀dá papọ̀.

Nígbà ìwé, koko ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní Mathematics. Mo fẹ́ràn bí ó ṣe wà ní ìlànà, bí gbogbo ǹkan ṣíṣe ní ìdí kan pàtó. Nígbà tí mo bá yanjú ìṣòro Mathematics kan, ìmọ̀lára àṣeyọrí náà máa ń dùn mí lọ́kàn gan. Mo fẹ́ràn pé Mathematics kò ní àríyànjiyàn, bí ìdáhùn bá tó, bá tọ́, ó tọ́. Kò sí àwíjàre nípa rẹ̀. Nígbà tí olùkọ́ wa bá ń kọ́, mo máa ń tẹ́tí sílẹ̀ gan, mo sì máa ń gbìyànjú láti ṣe gbogbo ohun àdàkọ́ tí wọ́n bá fún wa. Àwọn àkókò bí Algebra, Geometry àti Calculus wọ́n ní lórí gan. Wọ́n sì máa ń ṣe ìpèníjà tó máa ń mú kí n ronú jinlẹ̀. Síbẹ̀, mo tún fẹ́ràn Science, pàápàá Physics àti Chemistry torí pé wọ́n ṣàlàyé bí àgbáyé ṣe ń ṣiṣẹ́. Koko ẹ̀kọ́ wọ̀nyí kọ́ mi bí a ṣe máa ń ronú lọ́nà tó jinlẹ̀, bí a ṣe máa ń yanjú àwọn ìṣòro. Àwọn ẹlẹ́gbẹ̀ mi kan máa ń sọ pé Mathematics sòrò gan, ṣùgbọ́n fún mi, ó jẹ́ eré kan, ó sì máa ń dùn mọ́ mi. Koko ẹ̀kọ́ bí English àti History dára pẹ̀lú, ṣùgbọ́n wọn kò wù mí lórí bí Mathematics ṣe wù mí lórí. Ìmọ̀ tí mo kọ́ láti Mathematics náà ti ràn mí, ti rán mi, ti ràn mí, ti rán mi lọ́wọ́ púpọ̀ nínú iṣẹ́ mi lóní torí pé iṣẹ́ mi nílò ọgbọ́n, ìṣirò àti ìtúpalẹ̀. Mo dupe pé mo fẹ́ràn koko ẹ̀kọ́ yì nígbà ìwé torí pé ó ti ṣí ọ̀nà sílẹ̀ fún mi.

Mo máa ń wọ irú bàtà tó bá aṣọ mi mu. Ó sì dá lórí ibi tí mo bá ń lọ. Fún iṣẹ́, mo fẹ́ràn bàtà tó lágbára tó sì rọrùn bí àwọn bàtà tó jẹ́ ti lẹ́dà tàbí suede. Àwọn bàtà wọ̀nyí máa ń dára pẹ̀lú aṣọ iṣẹ́ wọ́n sì máa ń mú kí n rí bí ẹni ọlá. Mo ní bàtà dúdú kan àti èyí tó jẹ́ brown tí mo máa ń lò sì púpọ̀ jù. Wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ aṣọ mu. Ni ọjọ́ ìsinmi tàbí nígbà tí mo bá fẹ́ lọ rí ìrìnkiri, mo máa ń wọ sneakers tó rorùn tí kò sì wúwo. Mo ní àwọn sneakers funfun kan tí mo fẹ́ràn gan, èyí tó bá gbogbo aṣọ mi mu. Nígbà tí mo bá ń lọ sí àjọ̀dún tàbí ìgbéyàwó, mo máa ń wọ bàtà tó lọ́lá tó sì tún dára kó dà bí ó bá halẹ̀ mi díẹ̀. Bàtà jẹ́ apá pàtàkì kan nínú bí a ṣe ń wọ aṣọ. Ó sì lè mú kí àṣà tó rọrùn di èyí tó dára jù. Mo tọ́jú àwọn bàtà mi dáadáa. Mo máa ń nù wọ́n, mo sì máa ń pa wọ́n mọ́ nínú àpótí wọn. Mo gbàgbọ́ pé bí a bá tọ́jú bàtà dáadáa, wọ́n yó pẹ́. A kò sì ní nílò láti ra tuntun ní gbogbo ìgbà. Síbẹ̀, mo tún fẹ́ràn láti ra bàtà tuntun nígbà mìíràn nígbà tí mo bá rí èyí tí ó wù mí. Bàtà tó dára lè mi mú kí inú mi, inú ènìyàn dùn, ó sì lè fún ni ní ìgboyà. Mo ní àwọn bàtà oríṣiríṣi fún àwọn àsìkò tó yàtọ̀ síra. Èyí tó jẹ́ kí n máa, tó jẹ́ kí n wà ní ìmúra sílẹ̀ fún nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, ó sì jẹ́ apá pàtàkì kan nínú iṣẹ́ mi. Ilé-iṣẹ́ wa ń gbèrò láti fẹ́, láti fẹ̀ sí. Nítorí náà, wíwá àwọn oníbàárà tuntun ṣe pàtàkì gan-an. Ọ̀nà tí mò ń gbà ni pé, mo máa ń wá àwọn ilé-iṣẹ́ tàbí àwọn ẹni kòòkan tó lè nílò iṣẹ́ wa. Mo sì máa ń pè wọ́n láti ṣàlàyé bí a ṣe lè rànwọ́n lọ́wọ́. Nígbà tí mo bá pè wọ́n, mo máa ń ṣàfihàn ara mi dáadáa, mo sì máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfarabalẹ̀. Mo máa ń gbọ́ ohun tí wọ́n nílò, mo sì máa ń ṣàlàyé bí iṣẹ́ wa ṣe lè yanjú ìṣòro wọn. Kì í rọrùn láti pe àwọn èèyàn tí o kò mọ̀ torí pé àwọn kan máa ń bínú tàbí wọn kò fẹ́ gbọ́. Síbẹ̀, síbẹ̀, mo máa ń ní sùúrù, mo sì máa ń gbìyànjú láti máa jẹ́ kí bíbínú wọn kàn mí ì. Nígbà tí mo bá rí ẹni tí tó ní ìfẹ́ sí iṣẹ́ wa, mo máa ń ṣètò ìpàdé pẹ̀lú wọn láti sọ̀rọ̀ sí i nípa bí a ṣe lè bá wọn ṣiṣẹ́. Wíwá oníbàárà tuntun kì í ṣe iṣẹ́ tó rọrùn, ó nílò ìfarabalẹ̀, ìgboyà àti ọgbọ́n láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Síbẹ̀, nígbà tí a bá rí oníbàárà tuntun kan tó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wa, ìmọ̀lára àṣeyọrí náà máa ń dùn gan-an. Àwọn oníbàárà tuntun wọ̀nyí máa ń mú kí iṣẹ́ wa dàgbà, wọ́n sì máa ń fún wa ní àǹfààní láti ṣe àfikún si. Mo dúpé pé apá yìí ti iṣẹ́ mi, ti iṣẹ́ mi wà torí pé ó kọ, ó kọ́ mi láti má, láti bá àwọn èèyàn sọ̀rọ̀ dáadáa, ó sì mú kí n mọ bí a ṣe lè yí àwọn ènìyàn lọ́kàn padà. Gbogbo oníbàárà tuntun tí mo bá rí jẹ́ àfikún kan sí àṣeyọrí ilé iṣẹ́ wa.

Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́jọ tàbí mẹ́sàn-án lójoojúmọ́. Ó sì dá lórí bí iṣẹ́ ṣe pọ̀. Ni ìgbà púpọ̀, mo máa ń dé ibi iṣẹ́ ní ago mẹ́sàn-án òwúrọ̀, mo sì máa ń lọ ní ago márùn-ún tàbí mẹ́fà alẹ́. Síbẹ̀ nígbà tí iṣẹ́ àgbà kan bá wá tí ó sì ṣe pàtàkì tàbí tí àkókò ìparí rẹ̀ bá súnmọ́, mo lè ṣiṣẹ́ títí di alẹ́. Kódà títí di ago mẹ́jọ tàbí mẹ́sàn-án. Àwọn ọjọ́ báyìí máa halẹ̀ mi gan, ṣùgbọ́n mo mọ̀ pé ó jẹ́ apá kan nínú iṣẹ́. Ni ọjọ́ ìsinmi, mo kò máa ń lọ sí ibi iṣẹ́ eyi ti Èyí tó fún mi ní àǹfààní láti sinmi àti láti wà pẹ̀lú ìdílé mi. Síbẹ̀ nígbà mìíràn bí iṣẹ́ bá bo gan ti ise ba pọ̀ gan, mo lè ṣiṣẹ́ kékeré láti ilé kódà ní ọjọ́ Satide. Mo gbìyànjú láti máa ṣiṣẹ́ púpọ̀ jù torí pé mo mọ̀ pé ìsinmi ṣe pàtàkì fún ìlera mi. Bí n kò bá sinmi tó, ara mi yóò rẹ̀, iṣẹ́ mi kò sì ní dára tó. Mo tún gbìyànjú láti ṣètò àkókò mi dáadáa kí ń má ba à fi wákàtí púpọ̀ sọnù lórí àwọn nǹkan tí kò ṣe pàtàkì. Wákàtí mẹ́jọ tàbí mẹ́sàn-án lójoojúmọ́ tó bí kò bá ṣe bẹ́ẹ̀ iṣẹ́ pàtàkì kan wà. Mo gbàgbọ́ pé àkópọ̀ láàrín iṣẹ́ àti ìsinmi ṣe pàtàkì. Nítorí náà mo máa ń rí dájú pé mo ní àkókò fún ìdílé mi àti fún àwọn ohun tó dùn mọ́ra. Ṣíṣe iṣẹ́ púpọ̀ jù lè fa àárẹ̀ àti àìsàn. Nítorí náà mo máa ń gbìyànjú láti tọ́jú ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ pamọ́ gan-an. Ó sì ṣe pàtàkì púpọ̀ fún iṣẹ́ mi. Mo ti kọ́ ẹ̀kọ́ nípa pàtàkì ṣíṣe backup lẹ́yìn tí mo bá pàdánù fáìlì pàtàkì kan lẹ́ẹ̀kan nítorí pé kọ̀m̀pútà mi bàjẹ́ lójijì. Láti ìgbà náà wá, mo sì ń ṣètò ètò kan láti pa àwọn fáìlì mi pamọ́ déédé. Ọ̀nà tí mò ń gbà ni pé mo máa ń pa àwọn fáìlì pàtàkì pamọ́ sí ibi méjì tó yàtọ̀ síra. Àkọ́kọ́, mo máa ń fi wọ́n sínú external hard drive kan tí mo ní èyí tó wà ní ilé mi. Mo máa ń ṣe backup yìí ní ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀kan láti ríi dájú pé gbogbo fáìlì tuntun wà níbẹ̀. Síbẹ̀ bí hard drive náà bá bàjẹ́ tàbí bí iná bá jo ilé, fáìlì náà yóò sọnù bákan náà. Nítorí náà, mo tún pa wọ́n mọ́ sórí cloud storage, pàápàá Google Drive àti Dropbox. Èyí fún mi ní ààbò àfikún torí pé kó dà tí nǹkan bá ṣẹlẹ̀ sí kọ̀m̀pútà mi àti hard drive mi, fáìlì náà sì wà lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń tọ́jú àwọn fáìlì iṣẹ́ pàtàkì, àwọn àwòrán ìdílé àti àwọn ìwé tí mo kà níbẹ̀. Mo tún ṣètò wọn sí àwọn folder oríṣiríṣi láti rọrùn láti máa láti wá wọn. Ṣíṣe backup ṣe pàtàkì gan nítorí pé kọ̀m̀pútà lè bàjẹ́ lẹ́nu ọjọ́, virus lè kọlù tàbí ènìyàn lè jí. Bí èyí bá ṣẹlẹ̀, gbogbo iṣẹ́ ọdún kan tàbí púpọ̀ sí i lè sọnù láìṣe gbà padà. Mo ti kọ́ àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́ láti máa ṣe backup déédé torí pé àwọn kan kò mọ pàtàkì rẹ̀. Títọ́jú àwọn fáìlì dáadáa rán mi lọ́wọ́ láti yẹra fún wàhálà ńlá ní ọjọ́ iwájú.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ yìí dùn gan an, ó sì kún fún àwọn èròjà tó dára fún ìlera. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń ṣe dáadáa pẹ̀lú àwọn ohun aládùn bíi àlùbọ́sà, ataare, irú, òṣugbọ́n àti epo dídùn. Nígbà tí a bá ṣè é dáadáa, a máa ní ìtọ́wọ̀ tó pọ̀ tó sì máa wu ènìyàn lára gan. Mo máa ń jẹ ẹ́ pẹ̀lú ẹ̀bà tàbí àmàlà, èyí tó máa ń bá mu dáadáa. Ẹ̀fọ́ rírò tún wúlò nítorí pé ó rọrùn láti sè, a sì le fi ǹkan oríṣiríṣi sí i. A lè fi ẹja sí i, ẹran tàbí pọ̀nmọ́ sí i, èyí tó máa ń mú kí ó dùn si i. Ìyá mi kọ́ mi bí a ṣe ń ṣe ẹ̀fọ́ rírò nígbà tí mo wà lọ́dọ̀ rẹ̀, mo sì ti ń ṣe báyìí fún ìdílé mi. Àwọn ọmọ mi fẹ́ràn rẹ̀ gan, wọ́n sì máa ń jẹ ẹ́ tán. Mo tún fẹ́ràn ewédú pẹ̀lú. Paapaa nígbà tí a bá ṣè é pẹ̀lú ilá, ó máa ń dùn mọ́ra. Ṣùgbọ́n bí a bá wí nípa ẹ̀fọ́ tí mo fẹ́ràn jùlọ, ẹ̀fọ́ rírò ni. Ó jẹ́ oúnjẹ àbílé àbílé wa. Ó sì jẹ́ apá kan pàtàkì nínú àṣà Yorùbá wa. Nígbà kúgbà tí mo bá jẹ ẹ̀fọ́ rírò, ó máa ń rán mi lé tí ilé àti àwọn àkókò dídára tí a fi ń jẹun papọ̀ gẹ́gẹ́bí ìdílé. Ẹ̀fọ́ rírò kì í ṣe oúnjẹ nìkan, ó tún jẹ́ ìrántí àti àṣà tí mo gbà lọ́kàn.

Nígbà tí àwọn ọ̀rẹ́ mi àti èmi bá jáde papọ̀ láti jẹun tàbí láti mú ohun mímu, ọ̀nà tí a máa ń gbà láti pín owó náà ṣe déédé gan. Ní ìgbà púpọ̀, a máa ń pín owó náà sí ọ̀nà tí ó peye ju, péye jùlọ gẹ́gẹ́ bí iye tí ẹni kọ̀ọ̀kan jẹ tàbí mu. Bí gbogbo wa bá jẹun ǹnkan tí ó jọra tí owó rẹ̀ sì fẹ́rẹ̀ bá ara won, a máa ń pín owó ìjẹun náà sí apá tó dọ́gba. Ẹni kọ̀ọ̀kan yóò san apá tirẹ̀ èyí tí ó máa ń rọrùn síbẹ̀ nígbà tí ẹni kan bá jẹ oúnjẹ tó kówó lórí ju àwọn mìíràn lọ tàbí tí ẹni kan bá mu ọtí púpọ̀, a máa ń pín owó náà gẹ́gẹ́ bí ohun tí ẹni kọ̀ọ̀kan jẹ. A máa ń wò bíìlì náà dáadáa a sì máa ń ṣírò owó tí ẹni kọ̀ọ̀kan gbọ́dọ̀ san. Lẹ́kọ̀ọ̀kan, ọ̀kan nínú wa lè wí pé, "Ẹ jẹ́ kí èmi san owó gbogbo rẹ̀ lónìí." Èyí tó máa ń ṣẹlẹ̀ nígbà tí èmi náà bá fẹ́ fi ọ̀rẹ́ hàn tàbí nígbà tí ó bá jẹ́ àjọyọ̀ kan. Nígbà náà, àwọn iyòókù wa máa dúpẹ́ á sì máa ní ìmọ̀lára pé ẹni yẹn ṣe ore fún wọn. Síbẹ̀, a kò máa ń jẹ́ kí ẹni kan na máa san owó náà ní gbogbo ìgbà. A máa ń yípadà. Ẹ̀mi ẹni tí ó bá, ẹni tó bá san owó lónìí, ẹni mìíràn yóò san ní ìgbà tí ó bá tú wá. Ọ̀nà yìí dára torí pé ó ní ìdọ́gba. Kò sí ẹni tí yóò, tí yóò rí ara rẹ̀ pé òun nìkan ló ń san owó. Nígbà mìíràn, a máa ń lo áàpù kan bí i Splitwise tí yóò ràn wá lọ́wọ́ láti ṣírò owó tí ẹni kọ̀ọ̀kan gbọ́dọ̀ san, pàápàá nígbà tí a bá jẹun. Bó ti ọwọ́ náà sì pọ̀. Pínpín owó dáadáa pẹ̀lú àwọn ọ̀rẹ́ ṣe pàtàkì láti yẹra fún àríyànjiyàn àti láti jẹ́ kí gbogbo wa wà ní ìmọ̀lára pé a ní ìdọ́gba.

Mo máa ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lójúmọ́, ní òwúrọ̀ àti ní alẹ́ ṣáájú kí n tó lọ sùn. Eyín ṣe pàtàkì gan fún títọ́jú eyín, èyí ṣe pàtàkì gan fún títọ́jú eyín àti ẹnu mi dáadáa. Ní òwúrọ̀, nígbà tí mo bá jí, ọ̀kan lára àwọn ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti fọ eyín mi. Èyí máa ń mú kí ẹnu mi mọ́, ó sì máa ń mú kí n ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Mo máa ń lo búrọ̀sì eyín tó rírọ̀ àti ọṣẹ eyín tó ní flórídà flóràídì. Èyí tó máa ń dáàbò bo eyín láti má bàjẹ́. Mo máa ń fọ fún ìṣẹ́jú méjì gẹ́gẹ́ bí àwọn dókítà eyín ṣe sọ. Ní alẹ́ kí n tó lọ sùn, mo tún máa ń fọ eyín mi lẹ́ẹ̀kan si láti mú gbogbo oúnjẹ tó kù àti àwọn bacteria kúrò. Èyí ṣe pàtàkì gan torí pé bí a kò bá fọ eyín ṣáájú orun, bacteria máa ń ṣiṣẹ́ lórí oúnjẹ tó kù lẹ́nu, wọ́n sì máa ń ba eyín jẹ́. Mo tún máa ń lo dental floss lẹ́ẹ̀kankan láti mú oúnjẹ tó wà láàárín eyín mi kúrò torí pé búrọ̀sì nìkan kò lè dé ibẹ̀. Títọ́jú eyín dáa ti ràn mí lọ́wọ́ láti yẹra fún ìrora eyín àti àwọn ìṣòro mìíràn. Mo máa ń lo lọ sí, mo máa ń lọ sí dókítà eyín lẹ́ẹ̀mejì lọ́dún láti ṣàyẹ̀wò eyín mi kí wọ́n sì pa á mọ́. Èyí tó dára fún mi ni ìgboyà àti láti rẹ́rìn mú ṣẹ́ láìní ìtìjú, ó sì dára fún ìlera gbogbo. Mo kọ́ àwọn ọmọ mi pẹ̀lú láti máa fọ eyín wọn lẹ́ẹ̀mejì lójúmọ́ torí pé mo mọ̀, mo fẹ́ kí wọ́n dàgbà pẹ̀lú iṣẹ́ dáradára yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tó dára fún ìlera. Ó ti lè jẹ́ pé kì í rọrùn ní gbogbo ìgbà. Mo mọ̀ pé oúnjẹ tó dára ṣe pàtàkì fún ìlera ara àti ẹ̀mí. Nítorí náà, mo máa ń gbìyànjú láti yan àwọn oúnjẹ tó ní àfikún tó yẹ. Mo fẹ́ràn oúnjẹ ìbílẹ̀ bíi ẹ̀bà, àmàlà, ẹ̀fọ́ rírò àti àwọn oúnjẹ mìíràn tó ní ẹ̀fọ́ torí pé wọ́n kún fún àwọn vitamin àti mineral. Mo tún máa ń jẹ èso oríṣìíríṣìí bíi ọ̀gẹ̀dẹ̀, àgbọn, ọsàn èyí tó máa ń fún mi ní agbára àti ohun tó dára fún ara. Síbẹ̀, mo jẹ́wọ́ pé nígbà mìíràn mo máa ń fẹ́ jẹ oúnjẹ tí kò dára tó bí àkàrà díndín, búrẹ́dì tàbí oúnjẹ tí wọ́n ń tà lójú pópó. Àwọn oúnjẹ wọ̀nyí dùn gan-an, ṣùgbọ́n mo mọ̀ pé wọn kò ní àǹfààní tó yẹ. Wọ́n sì lè fa àìsàn tàbí ohun tí ò dáa nígbà mìíràn. Nítorí náà, mo gbìyànjú láti máa jẹ, mò ń gbìyànjú láti má jẹ wọ́n púpọ̀ jù. Mo tún máa ń gbìyànjú láti mu omi tó tutù jù kí n lè má ba mu ọtí tó ní ṣúgà púpọ̀ bí soft drinks. Mo ti kọ́ pé títọ́jú oúnjẹ tí à ń jẹ ṣe pàtàkì láti wà ní ìlera. Nítorí náà, mo máa ń gbìyànjú láti jẹ oúnjẹ tó péye. Síbẹ̀, mo tún gbàgbọ́ pé kò burú láti gbádùn oúnjẹ tí a fẹ́ràn lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí a, títí tí a, títí tí a kò bá jẹẹ́ púpọ̀ jù. Àkópọ̀ ni kókó, kì í ṣe láti máa jẹ oúnjẹ dídùn rárá ṣùgbọ́n láti jẹẹ́ pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì. Mò ń gbìyànjú láti tọ́jú ara mi dáadáa torí pé mo fẹ́ wà láyé fún ọjọ́ púpọ̀ síi. Mo sì fẹ́ ní agbára láti ṣe àwọn ohun tí mo fẹ́ràn.

Ní ọ̀pọ̀ ìgbà tí ìṣòro bá wáyé ní ẹnu iṣẹ́ mi, mo máa ń fi ara balẹ̀ yanjú rẹ̀ pẹ̀lú ìṣuru àti ara tí ó balẹ̀. Nígbà tí ááwọ̀ bá wà láàárín àwọn ẹgbẹ́ mi ní ibi iṣẹ́, mo máa ń gbọ́ ọ̀rọ̀ ẹnu àwọn méjèèjì láti lè mọ bí mo ṣe máa yanjú rẹ̀. Mi ò sì kí ń gbé àárẹ̀ fún ẹlẹ́bi, kí n gbé ẹ̀bi fún aláárẹ̀. Mo máa ń yanjú ọ̀rọ̀ náà pẹ̀lú ọgbọ́n. Tí ọ̀rọ̀ náà bá wá fẹ́ kọjá agbára mi, mo máa ń fi tó àwọn olórí ilé iṣẹ́ wa létí láti lè yanjú ọ̀rọ̀ náà fún wa. Mo máa ń yanjú ááwọ̀ ní inú iṣẹ́ mi pẹ̀lú ìṣòro. Mo máa ń fi ara balẹ̀ yanjú rẹ̀ kó má ba ṣe di yanpo yanyọ̀ ní ọjọ́ iwájú.

Mo máa ń múra sílẹ̀ gidigidi fún ìpàdé pẹ̀lú oníbàárà. Nítorí mo mú àwọn oníbàárà mi sí nǹkan pàtàkì nínú ayé mi. Mo máa ń ṣe gbogbo nǹkan láti tẹ àwọn oníbàárà mi lọ́rùn. Tí n bá fẹ́ ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, mo máa ń ṣe àwọn àtúpalẹ̀ àwọn nǹkan tí mo mọ̀ pé wọ́n le nílò. Mo máa ń ṣètò àwọn ìdáhùn sí àwọn ìbéèrè tí mo mọ̀ pé ó ṣe é ṣe kí wọ́n béèrè. Mo máa ń ṣe ohun gbogbo. Mo máa ń ṣètò ohun gbogbo tí mo nílò fún ìpàdé náà sílẹ̀ ṣáájú ọjọ́ ìpàdé. Nítorí pé mo máa ń nífẹ̀ẹ́ láti fún àwọn oníbàárà ní ohun tí wọ́n nílò. Mo máa ń nífẹ̀ẹ́ láti ràn wọ́n lọ́wọ́ nínú gbogbo ìṣòro tí wọ́n bá ní. Mo sì máa ń nífẹ̀ẹ́ láti lè ní àǹfààní láti dáhùn gbogbo ìbéèrè wọn. Nítorí pé tí a bá dáhùn ìbéèrè oníbàárà dáadáa, inú rẹ̀ á dùn, ọkàn rẹ̀ a sì máa yọ́ sí i láti máa bá ènìyàn ṣiṣẹ́. Mo máa ń tẹ́tí sílẹ̀ sí àwọn ìṣòro tí àwọn oníbàárà mi bá ní dáadáa láti lè wá ìyanjú sí ìṣòro náà. Mo máa ń gbìyànjú láti yanjú gbogbo ìṣòro tí àwọn oníbàárà mi bá gbé wá síwájú mi. Ni òpin ìpàdé pẹ̀lú oníbàárà mi, mo sì tún ṣì máa ń ṣe àtúpalẹ̀ gbogbo ohun tí a ṣe nínú ìpàdé ọ̀hún láti lè mọ̀ bóyá ó ṣì ní nǹkan tí mo ní láti ṣiṣẹ́ le lórí àti láti túwo àwọn ìṣòro tí àwọn oníbàárà mi ní láti lè mọ̀ àti yanjú àwọn ìṣòro náà fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́.

Mo máa ń fi ara balẹ̀ ṣe àkópọ̀ fún ìrìnàjò tí mo bá ní gidigidi. Kó tó di ọjọ́ ìrìnàjò, tó bá ti kù fẹ́ẹ́rẹ́fẹ́ sí ọjọ́ ìrìnàjò, tó bá kù bí ọjọ́ méjì tí mo fẹ́ rìn ìrìnàjò, mo máa ń pèsè gbogbo ohun tí mo fẹ́ kó dání lọ fún ìrìnàjò. Mo máa ń ṣètò àwọn aṣọ tí mo nílò láti kó dání tí yóò wúlò fún mi ní ìrìnàjò náà. Mo máa ń to àwọn aṣọ mi kalẹ̀. Mo máa ń to bàtà mi, àwọn fìlà tí mo nílò àti gbogbo ohun tí mo nílò láti lè jẹ́ kí ìrìnàjò náà lọ ní ìrọ́wọ́rọ̀sẹ̀, òun ni mo máa ń tòọ sílẹ̀. Ìdí sì ni wípé mi ò fẹ́ràn láti gbàgbé nǹkan kan sílé, àbí kí ń wá ti wà ní ọ̀nà ìrìnàjò kí wọ́n máa rántí pé nǹkan báyìí tó yẹ kí n mú dání mi ò rántí mú un, ó máa mú inú bí mi gidigidi. Fún ìdí èyí, mo ti ṣe é ní pàtàkì, mo ti ṣe é ní dandan láti máa to gbogbo ohun tí mo fẹ́ mú lọ fún ìrìnàjò sílẹ̀ ṣáájú ọjọ́ ìrìnàjò. Mo ti máa ń gbé àpò tí mo fẹ́ gbé lọ fún ìrìnàjò mi láti to gbogbo nǹkan tí mo nílò sí, láti mú àwọn ohun tí mo nílò tí ò ṣe má lò bí charger fóònù mi, bí ìpara mi, bí ìfọyín mi, bí ìfọnu mi, bí ọṣẹ ìwẹ̀ mi. Gbogbo ohun tí mo nílò fún ìrìnàjò mi a lè mú kí ìrìnàjò mi kí ó rọrùn fún mi láti rìn, a sì lè mú kí ọkàn mi balẹ̀, kí ara mi balẹ̀ ní ìrìnàjò. Ó máa lè ràn mí lọ́wọ́ láti má máa ronú ohunkóhun ní ìrìnàjò àbí láti má jẹ́ kí ń má bínú sí ara mi pé àwọn ohun tí ẹ kí ń mú dání mi kò rántí mú un.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi pẹ̀lú ìṣọ́ra gan torí pé mo mọ̀ pé àwọn ènìyàn tí ó bá ń bá dàpọ̀ lè ní ipa lórí ìgbésí ayé rẹ. Mo máa ń wo ìwà ènìyàn ṣáájú kí n tó mọ̀ wọ́n, kí n tó mọ̀ wọ́n sí ọ̀rẹ́ mi tàbí ẹlẹgbẹ́. Ènìyàn tí ó ní ìwà rere, tí ó sọ òtítọ́, tí ó sì le gbẹ́, tí ó sì le gbẹ́kẹ̀lé ni mo fẹ́ràn láti bá dàpọ̀. Mo fẹ́ràn àwọn ènìyàn tí wọ́n ní ìfọkànsì rere, tí wọ́n fẹ́ láti ṣe rere, tí wọ́n sì ń tọ́jú ìdílé wọn. Mo sá fún àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀yìn àwọn ẹlòmíràn tí wọ́n sì máa ń ṣe àwọn nǹkan tí kò tọ́. Mo gbà pé bí ènìyàn ṣe wùwà sí àwọn ẹlòmíràn níbí, níbí wọn á ṣe wùwà sí ẹni náà. Nítorí náà mo máa ń ṣọ́ra gan. Mo tún wá, mo tún wo bóyá àwọn ènìyàn náà ń tẹ̀lé àwọn ìlànà tí mo gbà nínú ìgbésí ayé mi fún àpẹẹrẹ, bí wọ́n bá jẹ́ olùsìn tí wọ́n sì ń tọ́jú àwọn ọmọ wọn dáadáa. Èyí máa ń jẹ́ àmì rere fún mi. Mo fẹ́ràn láti bá àwọn ènìyàn tí wọ́n ní àjọṣepọ̀ kan náà pẹ̀lú mi dàpọ̀ tí àwa lè máa gbé ara wa rọ̀ sókè papọ̀. Àwọn ènìyàn tí wọ́n fa ènìyàn sẹ́yìn tàbí tí wọ́n ń mú kí ènìyàn ṣe àwọn nǹkan tí kò dára, mo máa ń yàgò fún wọn. Síbẹ̀síbẹ̀, mo mọ̀ pé kò sí ẹni tí ó pé. Gbogbo wa ló ní àbùkù wa. Nítorí náà mo máa ń ní sùúrù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo sì máa ń ràn wọ́n lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò èyí. Ṣùgbọ́n tí ènìyàn kan bá mọ́, tí ènìyàn kan bá máa ń ṣe ohun tí kò dára nígbà gbogbo láì ṣe àtúnṣe, mo lè pinnu láti yàgò fún, fún wọn. Mo gbà pé àwọn ènìyàn tí a bá ń bá dàpọ̀ ṣe pàtàkì púpọ̀. Nítorí náà mo yàn wọ́n pẹ̀lú ọgbọ́n àti ìṣọ́ra.

Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ jùlọ nínú gbogbo èso. Ọ̀gẹ̀dẹ̀ dùn gan, ó sì rọrùn láti jẹ. Mo lè jẹ ẹ́ ní ibikíbi, mi ò sì nílò láti fọ̀ tàbí gé pẹ̀lú ọbẹ̀. Mo máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ ní òwúrọ̀ pẹ̀lú oúnjẹ òwúrọ̀, mo sì máa ń múu lọ́wọ́ bí i snacks nígbà tí ebi bá ń pa mí láàárin ọjọ́. Ọ̀gẹ̀dẹ̀ tún ní àwọn oun tí ó wúlò fún ara bí i potassium tí ó dára fún ìlera. Mo tú fẹ́ràn ọsàn púpọ̀. Ọsàn tí ó tutù tí ó sì dùn máa ń yọ̀ mí lẹ́nu gan ní pàtàkì ní àsìkò ooru. Mo máa ń mu omi ọsàn tàbí mo máa ń gé e sí wẹ́wẹ́ láti jẹ. Ọsàn ní Vitamin C púpọ̀ tí ó ń ran ara lọ́wọ́ láti kojú àrùn. Ni àsìkò kan mo máa ń ra pópó tàbí awùsá. Awùsá náà wúlò púpọ̀ nígbà ooru torí pé ó ní omi púpọ̀ nínú rẹ̀. Mo máa ń gbé e sí ègé, gbogbo ẹbí sì máa ń jẹ ẹ́ papọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbo òòrùn sara, ṣùgbọ́n kì í ṣe ní ìgbà gbogbo bí ó ṣe yẹ. Mo mọ̀ pé ó ṣe pàtàkì gan-an láti dáà bòobo ara lọ́wọ́ òòrùn tàbí pé atán òòrùn lè ba àwọ̀ ara jẹ́. Ó sì le fa àìsàn àkàn ní ojú ọjọ́ iwájú. Nítorí náà, mo mọ́, mo mo ń gbìyànjú láti ṣe é ní ìgbà púpọ̀. Ni ọjọ́ tí òòrùn bá mú gan-an ní pàtàkì, ní pàtàkì ní àsìkò ọ̀sán tí òòrùn bá wà lókè, mo máa ń fi ìdáàbòbo òòrùn sara ṣáájú kí n tó jáde lọ. Mo máa ń fi sára àti sójú mi gan-an torí pé àwọn ibi, àwọn ibi yìí máa ń farahàn sí òòrùn jùlọ. Tí mo bá fẹ́ wá, tí mo bá fẹ́ wà lóde fún àkókò gígùn, mo máa ń tú fi ìdá àbòbò náà sara lẹ́ẹ̀méjì tàbí ẹ́ẹ̀mẹ́ta lọ́jọ́ torí pé ipa rẹ̀ máa ń dínkù bí àkókò ṣe ń lọ. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ jẹ́wọ́ pé ní àwọn ọjọ́ tí òòrùn kò mú tó, mo máa ń gbàgbé láti fi sára. Èyí kò dára tó pé kò da nígbà tí ojú ọjọ́ kò mọ́. Atán òòrùn sì, atán òòrùn sì lè mú, sì lè ba àwọ̀ ara jẹ́. Látàrí pé mo ti gbọ́ nípa èyí, mo ti bẹ̀rẹ̀ sí ń gbìyànjú láti fi ìdá àbòbò òòrùn sara lójoojúmọ́ gẹ́gẹ́ bí apá kan nínú ètò òwúrọ̀ mi. Kódà bóyá òòrùn kò mú, mo tún máa ń wọ fìlà tàbí mo máa ń wọ àgbàlá nígbà tí òòrùn bá mú púpọ̀ láti dá àbòbo orí àti ojú mi. Ni ọjọ́ tí, tí ó gbóná gan-an, mo máa ń gbìyànjú láti wà nínú òjìji tàbí nínú ilé. Mo kò sì máa ń jáde lọ sí òòrùn nígbà tí ó bá mú jùlọ láàárin ọ̀sán. Mo mọ̀ pé títọ́jú àwọ̀ ara ṣe kókó fún ìlera ayọ̀. Nítorí náà mo máa ń gbìyànjú láti fi ìdáàbòbò òòrùn sara déedé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá gan. Mo ti sọ nípa rẹ̀ tẹ́lẹ̀ pé mo ní ètò ìdárayá tí mo máa ń tẹ̀lé lọ́sẹ̀. Mo máa ń ṣe eré ìdárayá ní ìgbà mẹ́rin tàbí márùn-ún lọ́sẹ̀. Èyí tó máa ń ràn mí lọ́wọ́ láti ní ìlera tí ó dára. Ni ọjọ́ ajé àti ní ọjọ́ ìsinmi, mo máa ń lọ sáré ní àárọ̀. Ni ọjọ́, ní ọjọ́bọ àti níí, mo máa ń lọ sí ilé ìdárayá láti gbé àwọn ohun fúwo. Ni ọjọ́ àbámẹ́ta, mo máa ń ṣe yoga tàbí eré tí ó rọrùn díẹ̀. Ni àkókò ìsinmi, mo máa ń ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo tún máa ń rin atẹ́gùn atẹ́gùn lójoojúmọ́ torí pé ó rọrùn ó sì wúlò púpọ̀. Ìdárayá ṣe pàtàkì gan fún mi torí pé ó máa ń mú kí ara mi lágbára ó sì máa ń ràn mí lọ́wọ́ láti ní agbára fún iṣẹ́ mi àti fún àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe. Látàrí pé mo ti ń ṣe ìdárayá díẹ̀ díẹ̀, ara mi máa ń dùn dáadáa, mo sì máa ń sùn dáadáa ní òru. Ìdárayá tún máa ń mú kí ọkàn mi balẹ̀ ó sì máa ń yọ̀ mí lẹ́nu lẹ́yìn àwọn ọjọ́ iṣẹ́ tí ó, tí ó ń dààmú. Mo gbà pé gbogbo ènìyàn ló gbọdọ̀ ṣe ìdárayá. Kì í ṣe fún àwọn tí wọ́n fẹ́ di onígbọ̀ọ́rọ̀ nìkan. Ó wúlò fún ìlera gbogbo ara wa. Nítorí náà, mo máa ń gbaniníyọjú láti ṣe é lójoojúmọ́ tàbí ní ọ̀pọ̀ ìgbà lọ́sẹ̀.

Mo fẹ́ràn àwọn irú ìrìnàjò tí ó mú ènìyàn sí àwọn ibi tuntun, tí ó sì ń fún àwọn ènìyàn ní àǹfààní láti kọ́ ǹkan nípa àṣà àti ìtẹ̀síwájú ayé àwọn ènìyàn mìíràn. Mo fẹ́ràn láti lọ sí àwọn ìlú tàbí àwọn ìletò tí mo kọ́, tí mo kò tíì lọ tẹ́lẹ̀, ibi tí mo lè rí àwọn ǹkan tí ó yàtọ̀ sí ti tí mo ti ń rí. Mo fẹ́ràn ìrìnàjò sí àwọn ibi ìtàn àtijọ́ bí i àwọn ilé ìṣe ìsẹ̀mbáyé, àwọn ilé àròsọ àgbà àti àwọn ibi tí wọ́n ti ń pa ìtàn. Mo gbádùn kíkọ́ nípa bí ìgbésí ayé àwọn ènìyàn ṣe ń rí ní ìgbà àtijọ́ àti bí wọ́n ṣe ń kọ́ àwọn ilé ńlá tí ó rẹwà wọ̀nyí. Ìrìnàjò bẹ́ẹ̀ máa ń fún mi ní ìmọ̀ tuntun, ó sì máa ń mú kí n ronú jinlẹ̀. Mo tún fẹ́ràn ìrìnàjò sí àwọn ibi abẹ́ omi bíi etíkun tàbí odò. Rírán àwọn ibi tí ẹwà ẹ̀dá wà máa ń fún mi ní ìrírí lára àlàáfíà. Mo fẹ́ràn láti jókòó ní etíkun, wo bí ìgbì omi ṣe ń kọjá. Mo sì máa ń gbádùn òòrùn, ọ̀run dídùn àti afẹ́fẹ́ tí ó tutù. Ìrìnàjò bẹ́ẹ̀ máa ń mú kí ara mi sinmi gan-an. Ni àkókò kan, mo fẹ́ láti lọ sí àwọn orílẹ̀-èdè mìíràn láti kọ́ àwọn ẹ̀dá tuntun àti láti gbádùn oúnjẹ wọn. Ìrìnàjò sí àwọn ibi tí ó jìnnà máa ń jẹ́ ìrírí tí a kò lè gbàgbé. Ó sì máa ń fún mi ní àwọn ìránṣẹ́ tí yóò wà nínú ọkàn títí láé. Ṣùgbọ́n báyìí, mo máa ń gbádùn ìrìnàjò kékeré sí àwọn ibi tí ó súmọ́, èyí tí ó máa ń lè ṣe pẹ̀lú ẹbí, ẹbí mi ní ọjọ́ ìsinmi tàbí ní ìgbà ìsinmi. Ohun tí ó ṣe pàtàkì jùlọ fún mi nínú ìrìnàjò kì í ṣe ibi tí mò ń lọ, ṣùgbọ́n àwọn ìrírí tuntun tí mo ní láti àti àwọn ènìyàn tí mo bá pàdé. Ìrìnàjò máa ń mú kí ojú wa là, ó sì máa ń kọ́ wa ní láti mọyì ohun tí àwọn ènìyàn mìíràn ní àti bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé won.

Mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ọ̀sẹ̀, iye rẹ̀ sì máa ń dá lórí bí ọ̀sẹ̀ náà ṣe rí. Ní ìgbà gbogbo, mo lè ní ìpàdé mẹ́ta sí márùn-ún lọ́sẹ̀. Àwọn ìpàdé yìí lè jẹ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ tàbí láti sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ àkànṣe tí à ń ṣe tàbí pẹ̀lú olórí mi láti gbé ìròyìn ìlọsíwájú iṣẹ́ mi. Ni ọjọ́ ajé, a máa ń ní ìpàdé ẹgbẹ́ kan tí gbogbo àwọn ẹni tí ó wà nínú apá iṣẹ́ wa máa ń péjọ láti sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ọ̀sẹ̀ náà. Ìpàdé yìí máa ń gba wákàtí kan tàbí ó lé. Ni ọjọ́ tàbí ní ọjọ́ ìsinmi, mo máa ń ní ìpàdé pẹ̀lú olórí mi láti wo bí iṣẹ́ mi ṣe ń lọ, a sì máa ń gbèrò lórí àwọn iṣẹ́ tuntun. Ni àwọn ọjọ́ mìíràn, ìpàdé lè ṣẹlẹ̀ láìròtẹ́lẹ̀ nígbà tí àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ bá nílò láti sọ̀rọ̀ nípa ǹkan pàtàkì kan tàbí láti yanjú ìṣòro kan. Ìgbà mìíràn, a máa ń ṣe ìpàdé lórí fídíò torí pé àwọn kan nínú wa máa ń ṣiṣẹ́ láti ilé tàbí láti ibi tí ó jìnnà. Ìpàdé bẹ́ẹ̀ máa ń rọrùn, a sì máa lè ń sọ̀rọ̀ láìsí wíwá papọ̀ ní ibi kan. Látàrí pé mo ní ìpàdé púpọ̀, ó ṣe pàtàkì láti ṣètò àkókò mi dáadáa. Mo máa ń yàn ìpàdé tí ó ṣe pàtàkì gan, mo sì máa ń gbìyànjú láti parí àwọn ìpàdé náà ní kíákíá kí n lè padà sí ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n mo mọ̀ pé ìpàdé ṣe pàtàkì fún ìbáṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, nítorí náà mo máa ń kópa nínú wọn pẹ̀lú ìfọkànsìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá ń sùn. Mo ní ìbora tí ó tuntun tí ó sì rọrùn tí mo máa ń lò. Mo fẹ́ràn ìbora torí pé ó máa ń mú kí ara mi balẹ̀, ó sì máa ń mú kí oorun sùn fún mi kí ó dùn dáadáa. Ni àsìkò otútù, mo máa ń fi ìbora tí ó nípọn bo ara mi láti jẹ́ kí ara mi kí ó balẹ̀. Ìbora náà máa ń dẹ́kun òtútù, ó sì máa ń jẹ́ kí oorun, oorun sùn dùn fún mi. Ni àsìkò ooru, mo máa ń lo ìbora tí ó fẹ́rẹ̀ díẹ̀ tí ó sì, tí ó sì tutù torí pé àkókò yìí ara máa ń gbóná. Ìbora tí ò nípọn ni mo sì máa ń lò. Mo tún máa ń fi irọrun, irọrun ọkàn fún ìbora tí mò ń, tí mò ń lò. Mo máa ń fọ̀ ọ́ ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, mo sì máa ń pa á mọ́ dáadáa. Ìbora tí kò mọ́ lè mú kí ara máa yọ ènìyàn lẹ́nu ní ooru, ó sì lè fa àrùn. Nítorí náà, mo máa ń ṣọ́ra gan láti tọ́jú ìbora mi. Ni àkókò kan, mo gbìyànjú láti sùn láìsí ìbora, ṣùgbọ́n mi ò rí oorun sùn rárá. Mo rò pé mo ti di ẹni tí mo ti máa, máa mọ ìbora. Nítorí náà, mo nílò rẹ̀ láti le sùn dáadáa. Ìbora tí ó tuntun tí ó sì mọ́ jẹ́ apá kan pàtàkì nínú bí mo ṣe máa ń sùn dáadáa lóru. Nítorí náà, mo máa ń rí i dájú pé mo fi ìbora ara mi nígbà gbogbo.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ rí dókítà jẹ́ bí oṣù mẹ́ta tàbí mẹ́rin sẹ́yìn. Mo lọ fún àyẹ̀wò ìlera ìgbà dédé tí mo má n ṣe lọ́dọọdún. Mo gbà pé ó ṣe pàtàkì láti máa lọ ṣàyẹ̀wò ara lọ́dọọ dókítà, kódà bóyá ara kò bá dùn ènìyàn, torí pé èyí má n rán ni lọ́wọ́ láti mọ bóyá nǹkan kan bá ń ṣẹlẹ̀ nínú ara tí a kò rí. Nítorí náà, dókítà wo ẹ̀jẹ̀ mi, ó sì ṣe àyẹ̀wò ara mi dáadáa. Ó ṣàyẹ̀wò ìfúnpá ẹ̀jẹ̀ mi, ó sì wo bí inú mi ṣe ń ṣe, ó sì gbìyànjú ìwọ̀n àti gíga mi, ó sì fi kọ́ mi nípa bí mo ṣe lè ṣọ́jú ara mi dáadáa si. O sọ fun mi Ó sọ fún mi pé mo maa n mo má n tẹ̀síwájú pẹ̀lú ètò oúnjẹ ìlera àti ìdárayá mi, nítorí pé àwọn ǹkan yìí ti ń ran mi lọ́wọ́ gan. Mo tún má n lọ sọ dọ dókítà èyí ní ẹ̀ẹ̀kan lọ́dún láti wo eyín mi. Èyí ṣe pàtàkì gan torí pé ó má n o ma n mọ eyín mi, ó sì máa yọ àwọn àbàwọ́n tí ó ti kọ́ sí orí wọn kúrò. Látari pé mo mọ mo ti ń ṣe èyí dédé, eyín mi wà ní ìlera tí ó dára. Mo gbà pé kíkọ àbẹ̀wò sí dókítà dé ṣe koko fún ìlera wa. Kò dára láti dúró títí àrùn yóò fi bú sí ènìyàn kí ó tó lọ ilé ìwòsàn. Àyẹ̀wò ìlera dédé máa ń ran wa lọ́wọ́ láti ṣe ìwádìí àwọn ìṣòro ìlera ṣáájú kí wọ́n tó burú púpọ̀. Nítorí náà mo má ń gbìyànjú láti lọ rí dókítà lọ́dọọdún, kó dà bóyá ara bá ń dùn mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀rùn. Ìdí sì ni pé mi ò nífẹ sí kí oòrùn kí ó má tán sí ojú mi. Nítorí pé ojú mi jẹ́ ẹ̀yà ara tó ṣe pàtàkì gidigidi sí mi. Tí n bá fẹ́ jáde tí mo dẹ̀ ti rí pé oòrùn ti yọ àgàgà àwọn oòrùn tí ó máa ń le gidi gan. Mo máa ń tí ń ṣe ètò gíláàsì ọ̀rùn mi sílẹ̀ tí mo máa ń lò jáde. Tiá dáàbò bo ojú mi kí oòrùn kí ó má bá ṣe wò mí lójú. Ọ̀pọ̀ ìgbà tí n bá lọ sí ọjà, mo ti sọ di ohun tí mo máa ń ṣe ní gbogbo ìgbà láti máa ra gíláàsì ọ̀rùn tuntun tí n bá ń bọ̀ láti ọjà. Nítorí mo fẹ́ràn gíláàsì ọ̀rùn gidigidi. Mo ní àwọn oríṣiríṣi gíláàsì ọ̀rùn nílé. Mo ní àwọn èyí tó bá colour aṣọ tí mo bá wọ̀ mú. Ní gbogbo ìgbà tí mo bá ń jáde, tí n bá wọ aṣọ tó ní búlúù lára, èmi a máa lo gíláàsì ọ̀rùn búlúù kí ó lè papọ mọ́ aṣọ mi. Mi ò lè jáde láì mú gíláàsì ọ̀rùn mi dání nítorí ojú mi ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì sí mi. Mo nífẹ ojú mi gidi. Mi ò sì fẹ́ ohun tí yóò pa mí lára. Mi ò fẹ́ ohun tí ò máa mú kí ojú mi kí ó máa dùn mí. Fún ìdí náà, mo máa ń lo gíláàsì ọ̀rùn mi deédé. Ìgbà mìíràn gan, àwọn ènìyàn ti sọ mí lẹ́nu pé gbogbo ìgbà lèmi máa ń lo gíláàsì ọ̀rùn. Kódà òní ìgbà kan tí ọ̀rẹ́ mi kan sọ fún mi pé kí n má jáde lẹ́ẹ̀kookan láì lo gíláàsì ọ̀rùn. Ṣùgbọ́n èmi tí mo mọ ohun tí gíláàsì ọ̀rùn máa ń ṣe fún mi, tí mo mọ̀ kó máa ń dáàbò bo ojú tèmi ni, èmi ya ta ọ̀rọ̀ tí o sọ nu. Mo ya ń lo gíláàsì ọ̀rùn mi láti máa lè máa dáàbò bo ojú mi ní òoré kóòrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Kódà mo fẹ́ràn ìwé kíká gidi. Ọ̀pọ̀ ìgbà tí ó bá rẹ̀ mí, àbí tí inú ń bí mi, àbí tí mò ń ronú tí mo sì fẹ́ dá ara mi ní ọkàn balẹ̀, mo máa ń gbé ìwé kà. Nítorí pé ìwé máa ń ràn mí lọ́wọ́ láti lè fi ara balẹ̀, láti lè fi ọkàn balẹ̀. Ní àṣálẹ̀ tí mo bá dé láti ibi-iṣẹ́ kí i tó sùn, èmi a máa kàwé. Mo ní iyàrá kélébé kan nínú ilé mi tí mo kó onírunrú ìwé sí tí mo máa ń jókòó síbẹ̀ ní àṣálẹ̀ kí i tó sùn, tí mo máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé. Mo fẹ́ràn ìwé gidi. Ọ̀pọ̀ ìgbà, èmi a máa lọ sórí íńtánẹ́ẹ̀tì láti lọ dàuńlóòdì àwọn ìwé tí mo fẹ́ kà. Nítorí pé ìwé máa ń fún mi ní ìmọ̀ nípa ohun tí mio mọ̀ tẹ́lẹ̀, ó máa ń ṣí ọkàn mi payà sí àwọn ohun tuntun, ó sì máa ń fún mi ní oríṣiríṣi ìrírí tí mio ò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ṣiṣẹ́ lọ tí ó sì tí rẹ̀ mí, tí n bá ti gbé ìwé tí mo bẹ̀rẹ̀ sí ń kà, díẹ̀díẹ̀ ni wàhálà yín tí mo ti rí ní gbogbo ọjọ́ yẹn ni a máa tú kurò ní ara mi. Ìwé máa ń mú kí ọkàn mi balẹ̀, ìwé máa ń jẹ́ kí òórùn rọrùn fún mi láti sùn. Ọ̀pọ̀ ìgbà tí n bá kàwé dé sáà kan, mi ò kí ń mọ ìgbà tí òórùn máa ń gbé mi lọ, tí mo sì máa ń rí òórùn yẹn sùn gidi gan-an ni. Ìwé máa ń ràn mí lọ́wọ́ láti lè mọ ohun tí ó yẹ kí n ṣe. Agàgà àwọn ìwé tí ó kọ́ni ní mọ̀ bí ìwé àwọn òfin ilẹ̀ Yorùbá, ìwé àwọn ìtàn nípa àwọn baba ńlá bàbá wa, àwọn ìwé tó ní, tó ní oríṣiríṣi ọgbọ́n tó sì ní àwọn ìtúmọ̀ tó yẹ, tó sì ń kọ́ni ní ọgbọ́n, òun ni mo máa ń fẹ́ràn láti máa kà.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù ni ilé ìjọsìn. Ìdí tí mo sì fi fẹ́ràn ilé ìjọsìn pín sí oríṣiríṣi ipa tí èmi ó sì máa yànnàná ẹ̀ nínú ọ̀rọ̀ mi. Àkọ́kọ́ ni pé tí bá wà nílé ìjọsìn, ọkàn mi máa ń balẹ̀. Kódà kí n gbé ọkàn wúwo, ọkàn ìbànújẹ́, ọkàn ìrònú àti ẹ̀kún lọ sílé ìjọsìn. Ní kankan tí mo bá ṣe dé ilé ìjọsìn, gbogbo ọkàn mi máa ń túká, gbogbo ìrònú mi máa ń parẹ́, àyà mí máa ń balẹ̀, ara mi máa ń balẹ̀, ìlera máa ń dé bá mi. Pápà jùlọ nígbà tí olórí ìjọ wa bá ń wàásù, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, ó máa ń jẹ́ kí n ní ìrètí tuntun, ó máa ń jẹ́ kí n ní ìrètí wípé ọjọ́ ọ̀la yóò dára. Àwọn ǹkan tí mo tún nífẹ̀ẹ́ sí nípa ilé ìjọsìn ni pé àwọn orin tí àwọn akọrin wa máa ń kọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá lọ sí ṣọ́ọ̀ṣì pẹ̀lú àìlera, tí àwọn akọrin wa bá ti bẹ̀rẹ̀ orin kíkọ, mi ò kí ń mọ ìgbà síí mo máa ń tú kẹ̀kẹ́ ijó sílẹ̀ tí mo máa jó bí ẹni tí ó rí owó he. Ìgbà míì máa jó gidigidi tó jẹ́ wípé àwọn tí ó mọ̀ pé mo ní àìlera gan an á máa bi mí pé ṣé ó dà mí lójú pé ara mi ò sì yálòtọ́ pẹ̀lú ẹsẹ̀ ijó tí mo máa ń mú ó máa ń jó gidigidi. Mo sì rí i wípé tí ń bá jó tó bẹ́ẹ̀ gẹ́, gbogbo àìsàn ara mi ló máa ń fò lọ. Ibi tí mo nífẹ̀ẹ́ sí jù láti lọ, tó máa ń mú inú mi dùn, tó máa ń mú ara mi yá, tó máa ń mú ọkàn mi balẹ̀, tó máa ń mú ìtùnú dé bá ayé mi, tó bá mú ìṣòro mi parẹ́, òun ni ilé ìjọsìn. Mo fẹ́ràn rẹ̀ gidigidi. Mo sì máa ń kó àwọn ọmọ mi lọ náà. Tí èmi àti àwọn ẹbí mi bá lọ sílé ìjọsìn, a máa ń yọ àsìkò náà sọ́tọ̀ fún Ọlọ́run láti fi gbé Ọlọ́run ga. Nítorí èmi fẹ́ràn ijó lọ́pọ̀lọpọ̀, tí wọ́n bá sì ti ń kọrin, èmi máa ń túra ká, mo máa ń jó, mo máa ń gbé ìrònú tì. Mo nífẹ̀ẹ́ ilé ìjọsìn gidigidi.

Rárá o, èmi ò kí ń bínú tí mo bá wà nínú ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tí ń bá ti wà nínú ọkọ̀, èmi ò kí ń ráyè bá ẹnikẹ́ni bínú. Nítorí pé iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe ní ọ́fíìsì ni ó máa ń mú ní àyà mi. Mo máa ń ronú àwọn iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe níbi iṣẹ́ mi sílẹ̀. Mo máa tí ń gbé èrò yẹn. Mo ti máa ń ṣètò àwọn ohun tí mo fẹ́ ṣe nínú ọkan mi. Ọ̀pọ̀ ìgbà mìíràn tí ń bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin tó máa ń mú kí ìrìnàjò mi yá kíákíá tí ó sì máa ń mú ọkan mi kúrò nínú ìrònú tàbí nínú ohun tí ó lè bí mi nínú. Tí ń bá sì ń bọ̀ láti ibi iṣẹ́, mo máa ń gbọ́ orin náà bẹ́ẹ̀. Nítorí pé ó máa ń mú kí ìrìnàjò mi yá. Àgàgà tí ń bá wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, èmi máa ń gbọ́ orin. Èmi ò kí ń ráyè láti bínú. Nítorí pé tí ń bá wà nínú ọkọ̀ tí mò ń lọlé, tí mò ń darí lọle lẹ́yìn iṣẹ́, ó máa ti ń rẹ̀ mí. Mo sì máa ń gbèrò ní ọkọ̀ mi bí mo ṣe wà nínú ọkọ̀. Èrò mi ò kí ń ju bí màá ṣe dé ilé, ohun tí màá jẹ, bí màá ṣe, bí màá ṣe múra sílẹ̀ fún iṣẹ́ ọjọ́ kejì àti bí màá ṣe rí ìsinmi. Èmi ò kí ń bínú tí ń bá wà nínú ọkọ̀. Ìrònú ohun tí màá jẹ, tí màá ṣe tí ń bá délé ló máa ń mú ní ọkọ̀ mi. Yàtọ̀ síbẹ̀, mo jẹ́ ẹni àlàáfíà gidi. Mi ò fẹ́ràn ìjà rárá. Mi ò kí ń nífẹ̀ẹ́ àti máa wà níbi rúdurùdu. Mi ò nífẹ̀ẹ́ sí ìjà, mi ò sì nífẹ̀ẹ́ sí ariwo. Mi ò nífẹ̀ẹ́ sí kí ènìyàn méjì kọ́ máa ní kùnsínú síra wọn. Mi ò nífẹ̀ẹ́ rẹ̀ rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Àmọ́ ọ̀pọ̀ ìgbà tí n bá wà níbí iṣẹ́, mi ò kí ń rí ààyè sùn ní ọ̀sán rárá. Ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀, àgàgà ní ọjọ́ ìsinmi, èmi a máa sùn ní ọ̀sán. Nítorí pé, oorun ọ̀sán máa ń mú kí ara mi balẹ̀. Ó máa ń mú kí orí mi wálé. Ó máa ń mú kí ara mi yá gágá. Kódà tí ń bá jí láti oorun ọ̀sán mi, mo máa ní agbára láti tún ṣe àwọn iṣẹ́ mi, láti mú àwọn iṣẹ́ mi ṣe. Kódà mo ti kà á sí dandan fún mi láti máa sùn ní ọ̀sán ní òpin ọ̀sẹ̀, àgàgà ní ọjọ́ ìsinmi. Mo ti ṣe ní dandan fún ra mi pé ní òpin ọ̀sẹ̀, mo gbọdọ̀ máa sun oorun ọ̀sán. Nítorí ó máa ń fún mi ní ààyè láti sinmi dáadáa. Ó máa ń fún mi ní agbára láti lè ṣiṣẹ́. Ó máa ń fún mi ní okun láti lè ronú si. Ó sì máa ń fún mi ní ìmọ̀ tí mo nílò láti lè ṣe àwọn iṣẹ́ tó wà níwájú mi. Ọ̀pọ̀ ìgbà ní òpin ọ̀sẹ̀, tí ó bá ti di ọ̀sán, nítorí àárọ̀ ni òpin ọ̀sẹ̀ mi, mo máa ń fi ṣe àwọn iṣẹ́ lẹ́ní. Mo máa ń fi dá gbogbo iná tí màá jẹ ní ọ̀sẹ̀ tí ó tẹ̀l- tí ó fẹ́, ọ̀sẹ̀ tuntun tí a fẹ́ wọ̀. Ṣùgbọ́n tí ó bá ti di ọ̀sán rẹ̀, mo ti kà á sí dandan wípé tí ó bá ti di ọ̀sán òpin ọ̀sẹ̀, gbogbo ohun tí mo bá ń ṣe tẹ́lẹ̀, mo máa pa á tì láti sùn kí ń lè ní agbára fún iṣẹ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé. Mi ò fi àlàáfíà àti ìlera ara mi ṣeré rárá. Tó bá tó àsìkò fún mi láti sinmi, mo máa ń wà akoko fún ra mi láti sinmi. Mi ò ṣe ẹni tí ó máa ń ṣiṣẹ́ ṣá ṣá ṣá láì sinmi. Nítorí pé ìlera ara mi jẹ mí lógún. Mo sì ti mọ̀ pé oorun ọ̀sán máa ń ràn mí lọ́wọ́ nípa àlàáfíà mi. Ní idí e yìí, mi ò kí ń fi oorun ọ̀sán ṣeré rárá.

Nígbàtí mo bá fẹ́ fún ẹni kan ní ẹ̀bùn, mo máa ń ronú jinlẹ̀ nípa irú ẹni tí ó jẹ́, ohun tí wọ́n fẹ́ràn àti ohun tó yẹ fún wọn. Mo fẹ́ràn láti fún ẹni kan ní ẹ̀bùn tó ní ìtumọ̀. Kìí ṣe nǹkan lásán tí mo rà torí pé mo ní láti ra nǹkan. Fún àwọn ọ̀rẹ́ mi tí wọ́n fẹ́ràn ìwé, mo máa ń ra ìwé tuntun kan tí mo rò pé yóò wú wọn lórí. Fún àwọn tí wọ́n fẹ́ràn orin, mo lè fún wọn ní etí ìgbọ́ kan láti mọ tàbí mo lè gbé wọn lọ sí orin àríyá kan. Fún àwọn tí ó fẹ́ràn oúnjẹ, mo má a ń gbé wọn jáde lọ sí ilé oúnjẹ kan tó dára, tàbí mo máa ń ṣe oúnjẹ tó wù ní lórí fún wọn. Bẹ́ẹ̀, ẹ̀bùn tí mo fẹ́ràn jù lọ láti fún ẹnikẹ́ni ni ohun tí ó wá láti inú ọkàn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí mo máa fi ń sinmi lẹ́yìn iṣẹ́. Mo fẹ́ràn àwọn ètò oríṣiríṣi, ó sì dá lórí bí inú mi ṣe wà. Nígbà mìíràn, mo fẹ́ràn láti wo àwọn fíìmù alárinrin tó máa ń mú mi rẹ́rìn-ín, èyí tí ó máa ń ràn mí lọ́wọ́ láti gbàgbé wàhálà ọjọ́ náà. Mo tún fẹ́ràn àwọn drama Nollywood, pàápàá àwọn tí wọ́n bá ń ṣe dáadáa tó sì ní ìtàn tó dùn. Àwọn fíìmù Yorùbá wà dáadáa gan, wọ́n sì máa ń kọ́ni ní ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe ọlọ́lá wa. Ni àwọn alẹ́ ìsinmi, ìdílé wa máa ń jòko papọ̀ láti wo tẹlifísàn. Àwọn ọmọ mi fẹ́ràn àwọn cartoon àti àwọn ètò ọmọdé. Nítorí náà, a máa ń yan nǹkan tí gbogbo wa lè wo papọ̀. Nígbà náà, a máa ń wo àwọn ètò tó ní ẹ̀kọ́ bíi documentaries nípa ẹranko, àgbáyé tàbí ìtàn. Èyí máa ń kọ́ àwọn ọmọ mi nǹkan tuntun, ó sì dára gan. Mo tún fẹ́ràn láti wo ìròyìn ní alẹ́ láti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ èdè wa àti lágbàyé. Síbẹ̀, mo gbìyànjú láti máa wo tẹlifísàn púpọ̀ jù torí pé ó lè gba àkókò púpọ̀ tí yóò sì di dí mi lọ́wọ́ láti ṣe àwọn nǹkan mìíràn tó ṣe pàtàkì. Mo pa àkókò kan mọ́ fún wíwo tẹlifísàn kódà lẹ́yìn tí mo bá parí iṣẹ́ ilé mi tán, kì í máa bá fi gbogbo alé náà sọnù. Wíwo tẹlifísàn dára fún ìsinmi àti ìdárayá, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti ṣe àkópọ̀ àti láti máa jẹ́ kí ó gbé gbogbo àkókò wa lọ.

Mo ma ń fi kọ́kọ́rọ́ mi sí àpótí kan pàtó tí a ní nílé. Àpótí yìí máa ń wà ní ọ̀nà ẹ̀gbẹ́ ilé wa, mo sì máa ń gbé gbogbo kọ́kọ́rọ́ ilé wa sínú rẹ̀. A ní àpótí mìíràn kan tí ó kéré sí nínú ilé iṣẹ́, èyí tí ó wà nínú ìkọ́bọ́, nibi tí a máa ń fi ìdọ̀tí oúnjẹ sí. Nígbà tí àpótí náà bá kún, mo máa ń gbé e jáde lọ sí àpótí ńlá náà. Ní ìlú wa, àwọn agbéèrun kọ́kọ́rọ́ náà máa ń wá lẹ́ẹ̀mẹjì lọ́sẹ̀ láti gbé kòkòrò kọ́kọ́rọ́ wa lọ. Nítorí náà, a máa ń gbé àpótí náà jáde sí apá ọ̀nà ní alẹ́ ọjọ́ tí wọ́n ó wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára, ṣùgbọ́n kì í ṣe púpọ̀ jù. Mo ní ọ̀nà tí mo máa ń fi tọ́jú ara mi èyí tó kan ohun ọ̀ṣọ́ pẹ̀lú. Nígbà tí mo bá fẹ́ jáde, mo máa ń pa òróró díẹ̀ sára mi láti jẹ́ kí ara mi tutù, pàápàá ní ọwọ́ àti ẹsẹ̀ ní àkókò ẹ̀rùn nígbà tí òórùn bá ń gbóná gan. Òróró rán ara lọ́wọ́ láti má gbẹ́. Mo tún máa ń pa sunscreen sára mi nígbà tí mo bá fẹ́ wà lóde fún àkókò pípẹ́ láti dáàbò bo ara mi lọ́wọ́ òórùn. Fún orí mi, mo máa ń pa, máa ń pa pẹ̀lú cream tàbí, cream tàbí òróró díẹ̀ síi láti jẹ́ kí ó máa dán pàápàá lẹ́yìn tí mo bá fọ̀ ọ́ síbẹ̀. Mi ò pa ohun ọ̀ṣọ́ púpọ̀ jù sára mi torí pé mo fẹ́ràn pé ara mi máa ń wọ̀ ní ọ̀nà tó bá mọ́ láìláárínrin. Àwọn obìnrin nìkan ni wọ́n máa ń pa nǹkan púpọ̀ sára gan, bí ìpara, òróró oríṣiríṣi àti àwọn ohun ọ̀ṣọ́ mìíràn. Fún ọkùnrin bí èmi, kékeré tó ó tó, mo tún máa ń pa deodorant sí abẹ́ apá mi láti dáàbò bo òórùn ara torí pé ó ṣe pàtàkì láti rí dára ní ọ̀nà gbogbo. Tí tọ́jú ara dáa kì í ṣe nípa fífi nǹkan púpọ̀ sára nìkan.